Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Nígbà tí mo bá jí ní òwúrọ̀, ohun ti ó kọ́kọ́ wà lọ́kàn mi ni pé ara mi gbọ́dọ̀ ní nǹkan tí ó yẹ fún agbára. Mo máa ń rò pé kí ni mo máa jẹ tí yóò jẹ́ kí inú mi dùn, tí yóò sì jẹ́ kí ara mi ṣiṣẹ́ dáadáa lónìí. Kí n tó jẹ ohunkóhun, mo máa ń mu omi díẹ̀. Omi yìí máa ń ràn mí lọ́wọ́ láti jí ara mi pépé, kí orí mi kí ó le ṣiṣẹ́ dáadáa, kí inú mi kí ó sì lè balẹ̀ láti ṣe ohunkóhun tí mo bá fẹ́ ṣe ní ọjọ́ náà. Lẹ́yìn tí mo bá ti mu omi, ó máa ń wu ara mi láti ṣe àwọn eré ìdárayá díẹ̀ kí ara mi lè bọ́ sípò. Kò sí òwúrọ̀ tí ara ènìyàn fi máa ń rí bí ara ọjọ́ mìíràn. Nígbà mi, ebi máa ń pa mí. Nígbà mi, ebi sì máa ń pa mí gan-an. Nígbà mi sì rèé, ebi kì n pa mí púpọ̀ bẹ́ẹ̀. Ni ọjọ́ tí ebi bá ń pa mí gan-an, mo máa ń fẹ́ jẹ nǹkan tó lè kun inú mi dáadáa tó sì dúró pẹ́ ní inú ara mi. Nígbà bẹ́ẹ̀, mo lè jẹ àkàrà pẹ̀lú búrẹ́dì, àkàrà pẹ̀lú ẹ̀wà nígbà mii. Mo fẹ́ràn àkàrà gan-an ní òwúrọ̀ torí pé ó rọrùn láti rí ó sì yàrá láti pèsè. Nígbà tí mo bá jẹ àkàrà pẹ̀lú búrẹ́dì, inú mi máa ń dùn nítorí pé yóò gbé mi pẹ́ ní ọjọ́ náà. Torí pé mo mọ̀ pé mo ti rí ohun tí yóò mú mi lára dá yágá yágá tí ara mi sì nílò. Èyí máa ń jẹ́ kí ara mi ní agbára. Ó sì máa ń jẹ́ kí n bá àwọn ènìyàn ṣe pẹ̀lú ọ̀yàyà àti inú dúndún. Nígbà mi, mo máa ń fi ata díẹ̀ kún kí ó lè ní adùn tó dáàsí. Ìyẹn ata kúkù nítorí pé mo fẹ́ràn ata gan-an. Kò pẹ́ bẹ́ẹ̀ nìkan, ní ọjọ́ kan mo máa ń yan ẹ̀wà. Ẹ̀wà jẹ́ oúnjẹ tí mo ti dàgbà, tí mo dàgbà mọ̀. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń fẹ́ràn láti jẹ ẹ̀wà torí pé nílé wa ẹ̀wà jẹ́ nǹkan pàtàkì. Nígbà tí mo bá jẹ ẹ̀wà ní òwúrọ̀, mo máa ń rí pé mo lè ṣiṣẹ́ títí di ọ̀sán láì jẹ ohunkóhun mọ́. Àgàgà tí ń bá fi ẹ̀wà yìí jẹ búrẹ́dì, ó máa ń mú inú mi le lọ́pọ̀lọpọ̀. Mi sì ní ṣe ara mi ní wàhálà tàbí dára mi láàmú láti jẹ ohunkóhun mọ́ àbí láti máa wa ohun tí màá jẹ lọ́sàn-án. Ẹ̀wà máa ń fún mi ní agbára ó sì ń jẹ́ kí inú mi kó kún dáadáa. Ni ọjọ́ tí mo bá fẹ́ jẹ nǹkan tó rọrùn gan-an, ìyẹn ni ọwọ́ òwúrọ̀. Mo máa ń mu ògì, ògì pẹ̀lú àkàrà tàbí ògì pẹ̀lú mọ́ímọ́í. Èyí tó jẹ́ àyànfẹ́ ọkàn mi fún ọjọ́ náà nítorí pé mi ò fẹ́ nǹkan tí yóò kunú mi jù. Nígbà tí mo bá n mú ògì tó gbóná ní òwúrọ̀, ó máa ń jẹ́ kí ara mi kó wálé dáadáa ó sì máa ń ràn mí létí pé mo ní ọjọ́. Èyí tó fún mi ní ìrọ̀rùn. Ògì yìí máa ń jẹ́ kí inú mi kó dùn nítorí pé ó rọrùn fún mi láti pèsè rẹ̀ àti láti jẹ́ kí ó dùn mi nínú n gbogbo ìgbà tí mo bá ń mu. Nígbà mi, mo kì í fẹ́ jẹ oúnjẹ Yorùbá pátápátá. Ni ọjọ́ bẹ́ẹ̀, mo lè jẹ àwọn oúnjẹ bí i series, ìyẹn pẹ̀lú wàrà. Mo mọ̀ pé kì í ṣe oúnjẹ ìbílẹ̀ wa ṣùgbọ́n ó wúlò fún mi nígbà tí mo bá ń pèsè rẹ̀. Series yìí yóò máa jẹ́ kí n rí àwọn nǹkan tí yóò jẹ́ kí n màá tọ àwọn ìtọ̀ ayẹra kúrò ní ara mi. Wàrà sì máa ń fún mi ní àwọn ohun tó da ní àgọ́ ara èyí tó jẹ́ pé mo ní ìfẹ́ sí ní gbogbo ìgbà. Ohun mi tí ó máa ń jágéré nígb.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jùlọ? Àkókò tí mo fẹ́ràn jùlọ nínú ọjọ́ ni òwúrọ̀. Nígbà tí mo bá jí ní òwúrọ̀, inú mi má a ń dùn gan an. Mo máa rí pé ayé tún bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan si, bíi pé Ọlọ́run fún mi ní àǹfààní tuntun. Òwúrọ̀ máa ń jẹ́ kí inú mi ko balẹ̀ gan torí pé ariwo kò tíì pọ̀, àwọn ènìyàn kò tíì bẹ̀rẹ̀ sí sáré kiri ní ọjọ́ náà. Ní àsìkò yẹn, mo lè jókòó dáadáa, mo lè rò nípa ara mi, mo sì lè gbèrò ohun tí mo fẹ́ ṣe lọ́jọ́ náà àti ní ọjọ́ iwájú. Ohun mi tí mo fẹ́ràn nípa òwúrọ̀ ni afẹ́fẹ́ rẹ̀. Afẹ́fẹ́ òwúrọ̀ máa ń tutù ó sì máa ń dùn láti gbà sára. Nígbà tí mo bá jáde tàbí tí mo bá sì ṣí fèrèsé mi, mo máa ń sinmi, mo sì máa ń rí pé ara mi ń tutù. Afẹ́fẹ́ yẹn máa ń jẹ́ kí n ní ìtara àti ṣíṣe takuntakun ní ọjọ́ náà. Ó sì ń jẹ́ kí n ní agbára láti bẹ̀rẹ̀ iṣẹ́ mi. Ni òwúrọ̀, orí mi máa ń mọ ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ láti ṣe. Mo sì lè ròyè pé àwọn nǹkan wo ni yóò jẹ́ kí n ṣe ṣẹ́ tí iṣẹ́ mi yóò sì yára ní ọjọ́ náà. Mo tún fẹ́ràn òwúrọ̀ torí pé ó jẹ́ kí àsìkò tí mo fi ń wá àwọn nǹkan kí ó dínkù; nítorí pé ní ọ̀sán tàbí ní alẹ́, ọpọ́ nǹkan máa ń ṣẹlẹ̀, àwọn ènìyàn máa ń pé ẹni, iṣẹ́ máa ń pọ̀. Nítorí náà, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni èèyàn yóò máa wá kiri. Àmọ́ ní òwúrọ̀, ó di àsìkò àti máa wá nǹkan kiri ku. Ṣùgbọ́n ní òwúrọ̀, mo lè ka ìwé díẹ̀, mo lè gbàdúrà tàbí kí n jókòó láìtẹ́ sí pé mo bá ẹnikẹ́ni sọ̀rọ̀ kí n wà ní ìdákẹ́jẹ́ láti rò ohun tó kù nígbesí ayé mi. Àsìkò yìí máa ń ràn mí lọ́wọ́ láti mọ ara mi dáadáa kí n sì mọ ohun tí mo fẹ́ ṣe gan nínú ayé. Bí ó tilẹ̀ jẹ́ pé mo fẹ́ràn òwúrọ̀ jùlọ. Mo tún rí ohun tó dára nínú ọ̀sán. Ọ̀sán jẹ́ àsìkọ́ iṣẹ́. Nígbà yẹn, mo máa ń ṣiṣẹ́ takuntakun mo sì máa ń lo agbára mi láti kọjú gbogbo àwọn ìṣòro tó bá wà ní iwájú mi. Iyẹn nípa iṣẹ́. Mo fẹ́ràn ọ̀sán torí pé mo mọ rírí rẹ̀. Nítorí ó jẹ́ àsìkò àti ṣaṣeyọrí nínú nǹkan tí èèyàn bá n ṣe. Ó sì lè jẹ́ pé kéékèèké ni àwọn nǹkan pín sí ní ọwọ́ ọ̀sán. Ọ̀sán máa ń jẹ́ kí n rí ìtẹ́lọ́rùn pé mi ò jókòó lásán. Alẹ́ náà ní ẹwà tirẹ̀. Nígbà tí alẹ́ bá dé, mo máa ń rí pé àwọn nǹkan ti wá ń rọrùn ṣùgbọ́n inú mi bá ń balẹ̀. Alẹ́ jẹ́ àsìkò ìsinmi. Mo lè bá àwọn tí mo fẹ́ràn sọ̀rọ̀, mo lè wo tẹlifíṣàn díẹ̀, mo lè gbọ́ ìròyìn tàbí kí n gbọ́ orin. Alẹ́ máa ń jẹ́ kí n rántí ohun tí mo ṣe lọ́jọ́ náà kí n sì rò bí mo ṣe lè ṣe dáadáa si ní ọjọ́ kejì. Tíbẹ̀ bí mo bá wà ní gbogbo àwọn agbègbè mi, òwúrọ̀ ni ó wà lọ́kàn mi jùlọ. Òwúrọ̀ ni ìbẹ̀rẹ̀ ohun gbogbo. Bí òwúrọ̀ bá ṣe rí, òun ni yóò lánàá bí ọ̀sán yóò ṣe rí, yóò sì tún sọ bí alẹ́ ọjọ́ náà yóò ṣe rí. Mo máa ń rí pé gbogbo ọjọ́ wọ́n ní ìtumọ̀ tí wọn dáadáa. Ó jẹ́ àsìkọ́ tí ó kún fún ìrètí, àlàáfíà àti àǹfààní tuntun. Ìdí nìyẹn tí mo fi máa ń gbìyànjú láti lo òwúrọ̀ mi dáadáa torí pé fún mi, òwúrọ̀ ni ọ̀kan mi ló máa ń ṣiṣẹ́ jù ní gbogbo ọjọ́. Nítorí náà, òwúrọ̀ ni ọjọ́ kan pàtó tí mo fẹ́ràn jùlọ nínú gbogbo ọjọ́.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù lọ? Àjọ̀dún tí mo fẹ́ràn jù lọ ni ayẹyẹ Kérésìmesì. Láti ìgbà tí mo ti wà ní ọmọdé, ni mo ti bẹ̀rẹ̀ sí níí fẹ́ rẹ̀ torí pé ó máa ń mú ayọ̀ wá sí ọkàn mi. Ni gbogbo ìgbà tí Kérésìmesì ti ó bá ń bọ̀, inú mi máa ń dùn gan, mo sì máa ń rí pé ayé dàbí pé ó rọrùn díẹ̀. Ó jẹ́ àkókò tí gbogbo ènìyàn máa ń rántí ìfẹ́, àláàfíà àti ìbáṣepọ̀ pẹ̀lú ara wa. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá rí pé àpò Kérésìmesì ti ń dé, ìrètí máa ń wà wípé a ó rí ara wa, ìrètí sì máa ń wà wípé ọdún èyí tí yóò jẹ́ ọdún ayọ̀ ó ti ń bọ̀ lọ́nà. Ohun kan tí mo fẹ́ràn gan nípa Kérésìmesì ni pé ó máa ń mú ìdílé ní ayọ̀ àti ìdùnnú. Ni àsìkò yìí, àwọn ará ilé wọ́n máa ń padà wá sí ilé tí wọ́n bá lọ sí ìrìnàjò. Àwọn tí ó wà ní ibi tí ó jìnnà, wọ́n máa ń rí pé àwọn dé ilé sí ìgbà ọdún náà. Mo máa ń fẹ́ràn láti jókòó pẹ̀lú wọn, láti bá wọn sọ̀rọ̀, láti gbọ́ ìtàn ìgbà àtijọ́ àti pé láti mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nípa ìrìnàjò wọn, ibi tí wọ́n wà, kí ló ń ṣẹlẹ̀ ní agbègbè wọn, àwọn oúnjẹ wo ni wọ́n ń jẹ, irú iṣẹ́ wo ni wọ́n ń ṣe níbẹ̀ àti pé báwo ni ìbálòpọ̀ wọn pẹ̀lú àwọn ènìyàn ní ibi tí wọ́n wà ní ìrìnàjò wọn. Àjọṣe yìí máa ń jẹ́ kí n rí pé ìdílé jẹ́ ohun pàtàkì jù lọ nínú ayé. Oúnjẹ Kérésìmesì, ó tún jẹ́ nǹkan mìíràn tí mo fẹ́ràn púpọ̀ jù nítorí pé ní ọjọ́ ayẹyẹ yìí, a máa ń pèsè oúnjẹ púpọ̀ bíi ìrẹsì jọ̀loofu, ẹran adìẹ àti àwọn oúnjẹ ẹ̀mí tí ó pọ̀ lápọ̀ jù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni yóò wálé fún ọdún Kérésìmesì. Nígbà tí mo bá ń jẹ oúnjẹ yìí pẹ̀lú àwọn tí mo fẹ́ràn, inú mi máa ń kún fún ayọ̀. Kì í ṣe oúnjẹ nìkan ṣùgbọ́n ìmọ̀lára ìṣọ̀kan tí ó wà láàárín wa àti pé ríra ara wa láti ìgbà tí ó ti pẹ́ sẹ́yìn. Mo tún fẹ́ràn Kérésìmesì torí pé ó jẹ́ àsìkò ìsinmi. Ọ̀pọ̀ iṣẹ́ máa ń dákẹ́ díẹ̀ ní ìgbà náà, àwọn ènìyàn sì máa ń gba àkókò náà láti sinmi púpọ̀ láti ṣe ohun tí wọ́n bá fẹ́ ní àsìkò yìí. Mo lè ròyè wípé ara mi máa ń kún fún ìgbádùn, mo sì lè gbèrò ohun tí mo fẹ́ ṣe láìṣe pé ẹnìkankan dì mí lọ́wọ́ mu nítorí pé àsìkò ọdún la wà. Ìsinmi máa ń jẹ́ kí n rí pé ọkàn mi tó ra, ara mi sì mokùn dáadáa. Ni gbogbo ayẹyẹ, orin àti eré kì í sábà máa sì ní Kérésìmesì. Mo fẹ́ràn láti gbọ́ orin ayẹyẹ láti rí bí àwọn ènìyàn ṣe ń rẹ́rìn-ín tí wọ́n sì ń jó. Gbogbo òun yìí máa ń jẹ́ kí ayé dàbí pé kò sí ìṣòro rárá bí ó tilẹ̀ jẹ́ pé a mọ̀ pé ìṣòro wà ṣùgbọ́n fún ìgbà díẹ̀, ìyẹn fún ìgbà ọdún Kérésìmesì, ayọ̀ máa ń wà ní agbègbè. Inú gbogbo àwọn ènìyàn máa ń dùn, ojú ọjọ́ sì máa ń dàbí wípé ọdún ńlá ni à ń ṣe lọ́wọ́. Àjọ̀dún Kérésìmesì ni mo fẹ́ràn jù lọ nítorí pé ó kún fún ayọ̀, ìfẹ́ àti àlàáfíà. Ó jẹ́ àkókò tí mo fi n rántí ohun tí ó ṣe pàtàkì jù lọ nínú ayé mi, ìdílé, ìlera àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tí ó ti rìnrìnàjò fún ọjọ́ tó ti pẹ́ tí wọ́n darí padà wá sí ilé. Ni gbogbo ọdún, mo máa ń dupe pé mo tún ń rí àǹfààní láti ṣe ayẹyẹ Kérésìmesì nítorí pé mo máa ń fi ìrètí tuntun sínú ọkàn mi ní ìgbà ọdún Kérésìmesì. Ìgbà ọdún Kérésìmesì jẹ́ ìgbà tí oníkálùkù yóò wọ aṣọ tuntun tí a nífẹ̀ẹ́ sí, inú wa yóò sì dùn. Gbogbo nǹkan tí a máa wọ̀ sí ara máa jẹ́ tuntun; bàtà tuntun ni, ago tuntun, fìlà tuntun, aṣọ tuntun. Ni ìgbà wọ̀nyí, a máa ń ṣeré káàkiri agbègbè láti rí pé a kí àwọn tí a nífẹ̀ẹ́ sí. Ọdún Kérésì ni mo fẹ́ràn jù lọ.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù lọ kì í ṣe orin kan ṣoṣo. Mo jẹ́ ẹni tí ó fẹ́ràn láti máa yọ orin tí ó sì máa ń wo àwọn ǹkan tí ó ń jáde láti inú orin kó tó lè pé mo ní ìfẹ́ sí. Nítorí náà bí ara mi bá ṣe rí sí i, òun ló máa ń tọ́ka sí irú orin tí màá ń gbọ́ ní àsìkò kan. Èmi kò ní orin kan pàtó tí mo fẹ́ràn jù lọ. Nígbà mi mo fẹ́ orin aláyọ̀ tí yóò jẹ́ kí n rẹ́rìn-ín nígbà mí sì rèẹ́. Mo fẹ́ orin pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí yóò jẹ́ kí n ronú jinlẹ̀. Ṣùgbọ́n bí mo bá fẹ́ sọ ní gbogbo ìgbà, mo fẹ́ràn orin Yorùbá jù lọ. Àwọn orin tí a bá fi èdè yorùbá kọ ó máa ń dùn mọ mi nítorí pé mo ní òye àti ìmọ̀ tí mo lè fi gbé nítorí pé ó jẹ èdè mi ó sì ń bá mi lára mu ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí baa ń gbọ́. Mo fẹ́ràn orin Yorùbá torí pé ọ̀pọ̀ nínú wọn, wọ́n ní ìtàn nínú. Nígbà tí mo bá ń gbọ́ orin náà, èmi kì í fẹ́ gbọ́ àríwó kankan rárá. Mo fẹ́ gbọ́ ìtumọ̀ orin náà dáadáa. Ọ̀pọ̀ orin Yorùbá máa ń sọ nípa ayé, nípa ìfẹ́, nípa ìṣòro àti ìrètí ọjọ́ iwájú. Nígbà tí mo bá gbọ́ irú orin bẹ́ẹ̀, mo máa ń rí pé àwọn ènìyàn tó ń gbọ́ pẹ̀lú mi, inú wọn dùn, wọ́n sì ń fi ayọ̀ tẹ̀lé mi láti gbọ́. A máa ń jìròrò lórí gbogbo àwọn orin wọ̀nyí nítorí pé ó ń sọ ìtàn ayé bí ìgbà tí ó fẹ́ kí ènìyàn kó máa fúnra ní ọ̀pọ̀lọpọ̀ nínú ayé. Èyí máa ń jẹ́ kí orin kó wọ inú ọkàn mi dáadáa nítorí pé àwọn orin wọ̀nyí wọ́n ní ìtumọ̀. Nígbà tí inú mi bá ń dùn, mo máa ń fẹ́ orin tó ní ìtẹ́lọ́rùn àti ìtara nínú. Orin tí yóò jẹ́ kí n fẹ́ àwọn ǹkan tó wà lágbègbè mi, tí yóò jẹ́ kí n ní ìfẹ́ sí wọn, pàápàá jùlọ orin tó máa ń jẹ́ kí n jó tàbí tí yóò jẹ́ kí n máa kọrin pọ̀ pẹ̀lú àwọn ènìyàn lágbègbè mi. Nígbà bẹ́ẹ̀, mo máa ń gbọ́ orin tí ó yára díẹ̀ tí kò sì kún fún ìbànújẹ́. Orin irú bẹ́ẹ̀ máa ń jẹ́ kí ayé dàbí pé ó rọrùn dáadáa ó sì ń jẹ́ kí n gbàgbé àwọn ìṣòro yìí tí ó lè wà ní àyíká mi nígbà tí orin náà tí mo bá ń lọ lọ́wọ́. Àwọn ìṣòro yìí ó jẹ́ ǹkan tí a máa ń gbé ti sí ẹ̀gbẹ́ kan nítorí pé àsìkò ìdùnnú, àsìkò wa ayọ̀ ni àsìkò tí ènìyàn bá ń gbọ́ orin pàápàá jùlọ. Orin tí ó jẹ́ orin tó ń mú orí èeyan wú tó sì mú ọkàn ènìyàn balẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo bá ro jinlẹ̀ tàbí tí mo bá rí pé òun rẹ̀ mi díẹ̀, mo máa ń yan orin pẹ̀lẹ́pẹ̀lẹ́. Orin tí kò yára tí ó sì jẹ́ orin tó tutù láti gbọ́ létí. Nígbà tí mo baa gbọ orin be mo máa ń rí pé ara mi ń balẹ̀ ara mii sì ń bọ si po. Mo sì ń rí pé ọkàn mi ní ìtùnú. Ó da bi ẹni pé orin náà o ń bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ ayé mi ó ń sọ fún mi pé ohun gbogbo yóò dára sí i, pé kí n tẹpà mọ́ iṣẹ́ kí sì má ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́. Irú àwọn orin bẹ́ẹ̀, ó máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo tún fẹ́ràn orin ìjọsìn. Nígbà tí mo bá fẹ́ súnmọ́ Ọlọ́run, orin ìjọsìn jẹ́ orin tí ó máa ń ràn mí lọ́wọ́. Orin ìjọsìn máa ń jẹ́ kí n rántí pé mi o ní ǹkan ṣoṣo tí ó lè dà mi ní ayé run júm pé tí n báa sá fún Ọlọ́run lọ àmọ́ pé tí mo bá rẹ ara mi sílẹ̀ tí mo sì to Ọlọ́run lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ayé yóò di ìrọ̀rùn fún mi. Irú àwọn orin tó ni àwọn ǹkan bayi nínú ó máa ń jẹ orin ìjọsìn tí mo ní ìfẹ́ sí. Nígbà tí mo bá gbọ́ wọn bẹ́ẹ̀, mo máa ń rí ìtùnú àti ìrètí pàápàá jù lọ. Ó máa ń jẹ́ kí n mọ̀ wípé ọjọ́ iwájú mi yóò dára. Orin tí mo fẹ́ràn jù lọ ni orin tí ó baa ọkàn mi mu ní àkókò kan nítorí pé.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Ó dá lórí ipò tí mo bá wà àti bí mo ṣe rí iṣẹ́ tí wọ́n ṣe sí. Nígbà tí mo bá rí pé ẹnìkan ń ṣiṣẹ́ takuntakun tí ó sì fi ìtẹ́lọ́rùn àti ìfarabalẹ̀ ṣe ohun tí a fẹ́ kó ṣe ní ilé iṣẹ́, inú mi máa ń dùn láti fi owó díẹ̀ kún owó ẹni bẹ́ẹ̀. Mo máa ń rí i gẹ́gẹ́ bí ọ̀nà láti du pé, kì í ṣe gẹ́gẹ́ bí ojúṣe. Nígbà mi, mo máa ń rántí pé àwọn òṣìṣẹ́ náà wọ́n jẹ́ ènìyàn bí tè mi. Wọ́n ní ìdílé, wọ́n ní ìṣòro, wọ́n sì ti kara wọn ṣe iṣẹ́ takuntakun láti rí i pé wọ́n ṣe àṣeyọrí. Nígbà tí mo bá lè ṣe é, mo máa ń fún wọn ní owó àfikún. Mo fẹ́ kí inú wọn kó dùn, kí wọ́n sì jara mọ iṣẹ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Fún mi kì í ṣe iye owó náà ni ó ṣe pàtàkì ṣùgbọ́n ìmọ̀lára pé mo rí iṣẹ́ tí wọ́n ń ṣe tó sì ṣe pàtàkì sí mi tí mo sì fẹ́ kí ìhuuhu rí i kó wá láti ọ̀dọ̀ wọn sí mi kí wọ́n lè mọ̀ pé mo mọ rírì iṣẹ́ tí wọ́n ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo tún rí pé fífi owó àfikún fún òṣìṣẹ́ ó ń jẹ́ kí ìbáṣepọ̀ wa kó dáa sí. Nígbà tí mo bá ṣe bẹ́ẹ̀, wọ́n máa ń ṣiṣẹ́ pẹ̀lú ayọ̀ sí, wọ́n sì máa ń fi ara wọn sílẹ̀ sí iṣẹ́ dáadáa. Kò dájú pé owó àfikún nìkan ni ó jẹ́ gẹ́gẹ́ bí ìwà ìwà fún wọn ṣùgbọ́n mo mọ̀ pé ìtẹ́wọ́gbà àti iyìn ni ó jẹ kí ènìyàn fẹ́ ṣe dáadáa sí lẹ́nu iṣẹ́. Síbẹ̀ mo tún mọ̀ pé kò yẹ kí n fi fi owó àfikún dí òun tí a máa ń retí lọ́wọ́ wọn kù. Torí náà mo máa ń ṣe ẹni, mo máa ń ṣe é ní ìgbà tí mo bá rí pé ó yẹ gan an. Mo fẹ́ kí àwọn òṣìṣẹ́ mọ̀ pé iṣẹ́ rere ni mò ń wò, kì í ṣe pé mò ń tẹ̀lé àṣà kan ṣoṣo. Èyí máa ń jẹ́ kí ohun gbogbo dúró ní àárín kí ìbáṣepọ̀ kì ó máa bàbàjẹ́. Nígbà mi, mi ò kí ń ní owó púpọ̀ láti fi kún. Nígbà bẹ́, mo lè fi ọ̀rọ̀ rere tàbí iyìn hàn pé mo mọ rírì i ohun tí wọ́n ń ṣe. Mo ti rí pé nígbà mi ọ̀rọ̀ rere kan ó lè ṣe ju owó gan an fúnra rẹ̀ lọ. Ó lè jẹ́ kí ọkàn ènìyàn kó ní ìtùnú kó ní ayọ̀ ó sì lè fúnni ní ìtara láti tẹ̀síwájú lẹ́nu iṣẹ́. Ọ̀rọ̀ rere jẹ́ ẹ̀bùn gidi kan èyí tí máa ń fún àwọn oníbáṣepọ̀ àti àwọn ènìyàn tó ń bá mi ṣiṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Inú àwọn òṣìṣẹ́ máa ń dùn tí mo bá bá wọn sọ̀rọ̀ tí mo gbà wọ́n níyànjú wípé àwọn náà wọ́n kúrò lẹ́nu iṣẹ́ tè mi tí wọ́n lọ dà tí wọn sílẹ̀ ní ọjọ́ iwájú bí wọ́n bá ṣe ṣe iṣẹ́ tè mi. Bẹ́ẹ̀ náà ni iṣẹ́ wọn ni yóò ṣe rí ní ọjọ́ iwájú. Tí wọ́n bá ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́ tè mi wọ́n á ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́ tí wọn náà ní ọjọ́ iwájú. Àwọn ìmọ̀ràn yìí máa ń mú inú wọn dùn lọ́pọ̀lọpọ̀ ìgbà wọ́n sì máa ń tara láti ṣe iṣẹ́ dáadáa. Bẹ́ẹ̀ ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún nígbà tí mo bá lè ṣe bẹ́ẹ̀. Mo ń ṣe é nítorí pé mo fẹ́ fi hàn àwọn òṣìṣẹ́ mi pé mo mọ rírì i ohun tí wọ́n ń ṣe. Mo sì fẹ́ kí wọ́n mọ̀ pé ìṣipa ayá ló jẹ́ fún wọn láti ṣe gidi si. Fún mi, ìtẹ́lọ́rùn àti ìbáṣepọ̀ rere yóò wà pẹ̀lú àwọn òṣìṣẹ́ àti ọ̀gá ilé iṣẹ́. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí owó àfikún tí ó bá ń lé lórí owó wọn, mo máa ń ṣe èyí pẹ̀lú ayọ̀. Ní ìgbà kúùgbà tí mo bá fẹ́ ṣe é, mo sì máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú láti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé inú mi dùn sí iṣẹ́ tí wón ń ṣe àti wípé ọjọ́ iwájú ilé iṣẹ́ náà yóò dùn mọ̀nàmọ́ná tí inú gbògbò wa yóò dùn. Ọ̀gá ilé iṣẹ́ inú rẹ̀ yóò dùn, àwọn òṣìṣẹ́ náà inú wọn yóò dùn tí owó àfikún tó bá wọ ori owó wọn tí iṣẹ́ sì ń lọ dáadáa.

Ṣé o ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí, ó sì jẹ́ ìrírí tí ó dá mi lójú gan an. Nígbà àkọ́kọ́ tí mo lọ sí ìlú mi, inú mi dùn, ṣùgbọ́n mo tún ní ìbànújẹ́ díẹ̀ torí pé mò ń fi ibi tí mo mọ̀ sílẹ̀. Mo rántí pé mò ń wo gbogbo nǹkan tuntun pẹ̀lú ojú ìyàlẹ́nu. Mo sì ń sọ fún ara mi pé ayé pọ̀ ju ibi tí mo mọ̀ lọ. Nígbà tí mo dé ìlú tuntun, ohun àkọ́kọ́ tí mo kíyèsi ni bí àwọn ènìyàn ṣe yàtọ̀ díẹ̀ sí àwọn tí mo ti mọ̀ tẹ́lẹ̀. Ọ̀nà tí wọ́n fi ń bá ara wọn sọ̀rọ̀, aṣọ tí wọ́n ń wọ̀ àti bí wọ́n ṣe ń gbé ayé wọn. Ó jẹ́ ohun tí ó tuntun sí mi ní ọ̀pọ̀lọpọ̀ ní ìbẹ̀rẹ̀. Ó gbà mí ní àkókò díẹ̀ láti faramọ́ àwọn ènìyàn wọ̀nyí, ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀, mo bẹ̀rẹ̀ sí í rí pé i yàtọ̀ yìí ló ń jẹ́ kí ìrìn àjò kó dùn sé dáadáa. Mo rántí pé ìrìn àjò náà ó kọ́ mi ní àwọn ẹ̀kọ́ tó pọ̀. Ó kọ́ mi bí mo ṣe lè ṣe sí àwọn ènìyàn tí mo bá pàdé fún ìgbà àkọ́kọ́ àti bí mo ṣe lè farada àwọn nǹkan tó wà ní agbègbè náà bí i àwọn nǹkan tó jẹ́ gẹ́gẹ́ bí iyì padà sí ibi tí mo ti ń bọ̀. Nígbà tí mo bá wà ní ilé, mo máa ń ro àwọn ohun gbogbo tí mo mọ̀ ní ibi tí mo ti ń bọ̀. Ṣùgbọ́n ní ìlú tí mo wà, ìyàtọ̀ tó wà ní àwọn ohun tí mo mọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àwọn ohun tí mo mọ̀, ó máa ń pé, ó sì máa ń pọ̀ ju àwọn èyí tí mò ń rí níbi tí mo ṣẹ̀ṣẹ̀ wà lọ. Kò sí sí ọ̀nà kan ṣoṣo tí mo fi lè sọ wípé mo mọ̀ ju wọ́n lọ. Bí kò ṣe pé nípa èsì ìmi ni màá fi hàn wípé àwọn ohun kan tí mo ti kọ́ tó jẹ́ ohun tuntun ní ibi tí mo wà tẹ́lẹ̀. Bí mo bá ṣe fi ń lò ó sí tí mo fi ń wu ìwà sí ni wón ṣe máa tẹ́wọ́gbà wípé ara ọ̀tọ̀ ni mo tún ń dá. Ohun mì tí mo gbádùn nínú ìrìn àjò ni oúnjẹ. Ní ìlú tí mo lọ, mo jẹ oúnjẹ tí mi ò rí tẹ́lẹ̀ rí. Ṣùgbọ́n adùn rẹ̀ ó yà mí lẹ́nu púpọ̀ púpọ̀. Ṣùgbọ́n mo gbádùn oúnjẹ náà. Mo gbìyànjú láti jẹ́ torí pé mo fẹ́ mọ àṣà wọn dáadáa nípa oúnjẹ wọn. Mo rí pé oúnjẹ kì í ṣe fún ikùn nìkan, ó tún jẹ́ apá kan àṣà àti ìtàn àwọn ènìyàn. Nítorí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni oúnjẹ tí àwọn ènìyàn ń jẹ àti pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni oúnjẹ tí wọ́n fẹ́ràn sì. Gẹ́gẹ́ bí àṣà èyí tí ó gbilẹ̀ láàárín wọn, oúnjẹ wọn máa ń yàtọ̀ síra. Ìrìn àjò sí ìlú mìíràn ó jẹ́ ohun tuntun tó jẹ́ kí n rán tí ilé. Nígbà tí mo bá jìnnà sí ilé, mo máa mọ iye ìgbà tó ti jẹ́ kí n wà lẹ́yìn odi. Mo bẹ̀rẹ̀ síi rán tí àwọn ènìyàn tí mo fi sílẹ̀, àwọn ibi tí mo mọ̀ àti ìtùnú ilé fún mi. Ìmọ̀lára yẹ kí i ṣe ìbànújẹ́ díẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá wà ní ìrìn àjò, ṣùgbọ́n ó máa ń jẹ́ kí mo mọ ohun tí ó ṣe pàtàkì sí mi. Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn àjò sí ìlú mìíràn rí, mo sì tún fẹ́ ṣe lẹ́ẹ̀kan sí nítorí pé mo kọ́ nǹkan tó pọ̀ ní ìrìn àjò náà. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń rí pé ìrìn àjò kì í ṣe pé ká lọ sí ibi kan tuntun nìkan, ṣùgbọ́n pé ká tún rí ayé àti ara wa ní ojú tuntun. Ka kọ́ àṣà àwọn ẹlòmíràn, ká mọ bí wọ́n ṣe ń lo ìgbésí ayé wọn sí. Bóyá ní dáadáa ni àbí sí ọ̀nà dà kejì. Bóyá ó sì jẹ́ nǹkan tí alátìṣẹ́ ayípadà lè lórí ni. Ká tún mọ ìwà àwọn ẹlòmíràn, ká mọ bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ lọ́dọ̀ àwọn irú aṣọ tí wọ́n ń wọ̀ àti irú oúnjẹ tí wọ́n ń jẹ. Ìrìn àjò sí ìlú mìíràn ó jẹ́ ìrírí tó dùn tó láyọ̀ fún mi.

Yàrá wo nínú ilé rẹ̀ ni ó fẹ́ràn jù? iYàrá tí mo fẹ́ràn jù lọ nínú ilé mi ni yàrá ìsun mi. Ni gbogbo ìgbà tí mo bá wọ inú yàrá yìí, mo máa ń rí ìtùnú àti àlàáfíà. Ó jẹ́ ibi tí mo ti ń sinmi, tí mo ti ń ronú jinlẹ̀, tí mo sì ti ń gba agbára tuntun fún mi. iYàrá ìsun kì í ṣe ibi kan tí a ti ń sùn nìkan, ó jẹ́ ibi tí ọkàn mi ti ń balẹ̀ tó sì ṣe pàtàkì fún ìlera ara mi. Ohun kan tí mo fẹ́ràn gan an nípa yàrá ìsun mi ni pé ó jẹ́ ibi ìkọ̀kọ̀, níbẹ̀ ni mo lè wà fúnra mi láìsí ariwo tàbí ìdálẹ́kun láti ọ̀dẹ̀ tàbí ariwo tàbí àwọn ènìyàn tí yóò máa ṣe àwọn ǹkan tí mi ò fẹ́. Nígbà tí ọjọ́ bá ti kún fún ìṣòro tàbí ìrora, mo máa ń wọ yàrá yìí, mo sì máa ń jókòó tàbí dùbúlẹ̀ kí n lè tú ọkàn mi páyà, kí n lè ṣe àṣàrò lórí bí mó ṣe ṣe àtúnṣe sí àwọn ǹkan tí ó ń yọ mí lẹ́nu. Ó dàbí ẹni pé yàrá yìí ó ń gba gbogbo ìrora mi, ó sì ń fi ìtùnú rọ́pò rẹ̀. Mo tún fẹ́ràn bí mo ṣe ṣe àtọ yàrá ìsun mi. Mo fẹ́ràn àwọn ǹkan tí mo ṣe síbẹ̀ tó jẹ́ mímọ́, ó sì kún fún àwọn ǹkan púpọ̀. Mímọ yàrá yìí ó máa ń jẹ́ kí ọkàn mi kó mọ́ dáadáa torí pé mo gbà pé bí ibi tí a bá wà bá ṣe mọ́ sí, bẹ́ẹ̀ náà ni ọkàn wa yóò ṣe mọ́. Nígbà tí mo bá ń rí ibùsùn mi tí a ti ṣe dáadáa àti ohun èlò díẹ̀ tí mo fẹ́ràn, inú mi máa ń dùn. Ni iyàrá ìsun mi, mo ní àwọn ǹkan tó jẹ́ àwọn ǹkan tó mú ọkàn balẹ̀. Nígbà mìíràn, mo máa ń ka ìwé níbẹ̀, mo máa ń gbọ́ orin pẹ̀lẹ́pẹ̀lẹ́ tàbí kí n kànro nípa ayé mi. Nígbà tí mo bá fẹ́ kúrò lọ́dọ̀ gbogbo ènìyàn, yàrá yìí ni mo máa ń sábà lọ. Ó jẹ́ ibi tí mo ti lè sọ pé mo bá ara mi sọ̀rọ̀ láì fi ara hàn sí ẹnikẹ́ni. Mo tún fẹ́ràn yàrá ìsun mi torí pé ó ń ràn mí lọ́wọ́ láti tún ara mi ṣe. Nígbà tí mo bá sùn dáadáa, mo máa ń jí pẹ̀lú agbára tuntun àti ọkàn tó balẹ̀. Mo rí pé ìbi ìsun rere ó ń jẹ́ kí gbogbo ara mi kó ṣiṣẹ́ dáadáa, ó sì ń jẹ́ kí n lè kọjú ọjọ́ tuntun dáadáa ní gbogbo ìgbà. Yàrá ìsun mi ó jẹ́ yàrá tí mo fẹ́ràn jù lọ nínú ilé mi. Ó jẹ́ ibi ìsinmi, ibi àlàáfíà àti ibi tí mò ń rí ara mi dáadáa láti bá sọ̀rọ̀. Bí mo ṣe fẹ́ràn gbogbo rẹ̀ tó, ilé mi, yàrá yìí ni ó súnmọ́ ọkàn mi jù lọ torí pé níbẹ̀ ni mo sì ń rí ìtùnú tí ayé kò lè fún mi tí mo tún ń mú èrò ọkàn mi pa padà láti yẹ kí mo ṣe ohun tuntun, èyí tó jẹ́ ohun ọ̀tún tí àwọn ènìyàn ní ìfẹ́ sí. Gbogbo èrò ń gbà mí láti tẹ̀síwájú nínú ayé. Inú yàrá yìí ni mo ti máa ń ro àwọn èrò wọ̀nyí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èyí tí mo bá fẹ́ lọ sí orí ìbùsùn mi. Ó jẹ́ iyàrá èyí tí ó máa ń jẹ́ kí n sùn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ọkàn. Nípa wi pé mo máa ń ṣe ohun tó bá wù mí kó tó di pé mo bọ́ sí orí ìsun mi. Nígbà mí, mo lè wo tẹlifíṣàn kékeré èyí tí mo pẹ̀sẹ̀ sínú yàrá yìí. Nígbà mí kẹ̀dére, mo lè ka àwọn ìwé tí yóò jẹ́ kí ọkàn mi ní ìṣépa ayá. Ìgbà mí ṣiré tí mo bá po tea tàbí kọfí tí mo fẹ́ mú lọ sùn, inú yàrá yìí ni mo ti ń sábà máa ń mú nítorí pé mo máa ń fẹ́ràn kí n mu kọfí tán kí n sì dùbúlẹ̀ sórí ìbùsùn mi kí n sì sùn ní àlàáfíà. Inú yàrá yìí ni mo ti lè ṣe gbogbo àwọn ǹkan báyìí tí ó sì mú ọkàn mi balẹ̀ tí yóò mú aya ọkàn aya mi tí ó mú le.

Ṣé o mọ bí a ti ń pẹja? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń pa ẹja, bí ó tilẹ̀ jẹ́ pé mi ò mọ àmọ̀jáa rẹ̀ dáadáa dénú. Lati ìgbà kékeré ni mo ti bẹ̀rẹ̀ sí ní rí àwọn àgbàlagbà tí ń lọ sí odò tàbí sí adágún omi láti pa ẹja. Nígbà yẹn, wọ́n máa ń wo àwọn ènìyàn wọ̀nyí pẹ̀lú ìfẹ́. Mo sì máa ń béèrè lọ́wọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wípé nípa, pipa ẹja wọ̀nyí, kí ni ohun tó ń dùn mọ́ wọn nínú níbẹ̀? Nítorí pé èmi rí ẹja gẹ́gẹ́ bí nǹkan tí elédùmarè dà. Èmi kò mọ wípé à ń pa fún jíjẹ ni ní ìgbà tí mo wà ní kékeré. Nípa wiwò wọn ni mo ti kọ́ díẹ̀díẹ̀díẹ̀ bí a ṣe ń pa. Nígbà àkọ́kọ́ tí mo gbìyànjú láti pẹja fún ra mi, kò rọrùn rárá. Mo rántí pé mò ń dúró lẹ́ẹ̀gbẹ́ odò fún àkókò pípẹ́. Mo sì ń dúró de ẹja kan láti kan, kan sínú àwọn èyí tí mo mú dání. Nígbà yẹn, mo kọ́ ẹ̀kọ́ pàtàkì kan pé pípẹja kì í ṣe iṣẹ́ èyí tó rọrùn rárá. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú sùúrù. Bí mo ṣe dúró pẹ́ tó, bẹ́ẹ̀ ni ọkàn mi ṣe ń balẹ̀ sí dùn. Mo mọ̀ pé láti pẹja, a gbọdọ̀ ní irinṣẹ́ díẹ̀. A nílò ọ̀pá pẹja, ìkànnì àti nǹkan tí a fi ń tan ẹja jẹ bí kọ́kọ́rọ́ tàbí oúnjẹ kan. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, a máa ń di oúnjẹ wọ̀nyí mọ́ kọ́kọ́rọ́ yìí tàbí kí a dì í mọ́ kòkòrò kan nígbà tí kò bá sí oúnjẹ ní sàkání wa. Nígbà tí mo bá ń ṣe ẹja, mo máa ń rí pé gbogbo nnkan gbọdọ̀ wà ní ìtọ́jú bí ikíni. Bí ikíni bá rúni lójú tàbí tí kò ṣiṣẹ́ bí a ṣe fẹ́, a lè jẹ́ kí èkejì kó tún ṣe irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀. Ohun kan tí pẹjapẹja tí ó kọ́ mi ni ìfarabalẹ̀ nígbà tí mo bá ń pa ẹja. Mi ò, mi ò lè má sáré kiri tàbí má ṣe sùúrù púpọ̀. Mo gbọdọ̀ dakẹ́ kí ń má sín mi, kí n má mújútó omi náà. Nígbà yẹn, mo máa ń gbọ́ ohùn mi, mo máa ń rí afẹ́fẹ́, mo sì máa ń gbàgbé gbogbo ìṣòro tí mo ní. Ó dàbí ìmọ̀lára sílẹ̀ ọkàn fún mi nígbà tí mo bá rí ẹja kan tí mo rí mú. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àwọn ẹja wọ̀nyí, wọ́n máa kọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ nnkan, bó tilẹ̀ jẹ́ pé wọ́n ṣe àwọn ìkọ́ni yìí lórí gbogbo ìgbìyànjú mi láti ripe mú ẹja lódò fún mi. Pípẹja kì í ṣe láti lo àwọn ǹkan ẹja wọ̀nyí fún oúnjẹ nìkan. Ṣùgbọ́n ó tún kọ́ni bí a ṣe lè farabalẹ̀. Ó ń kọ́ni bí i ṣuuru yoó ṣe pọ̀ nínú ìgbésí ayé wa. Fún mi pípẹja kì í ṣe iṣẹ́ láti rí oúnjẹ. Ó jẹ́ ọ̀nà láti kọju ìṣòro, ìfarabalẹ̀ àti ìdákẹ́jẹ ọkàn. Ni gbogbo ìgbà tí mo bá ń rántí bí mo ṣe pẹja nígbà tó kọjá, mo máa ń rí pé ọjọ́ ìgbésì wò ni a ó gbé àwọn nnkan wọ̀nyí lọ sí etí odò tí a ó sì pa ẹja tí a fẹ́. Mo máa ń rí pé ọjọ́ tí a máa pẹ̀sẹ̀ gbogbọ̀ àwọn nnkan wọ̀nyí máa ń jẹ́ ọjọ́ ayọ̀ tí a ó lọ sí etí odò, tí a sì mú ẹja tí ó pọ̀ tí inú mi yóò sì dùn tí èmi ló sì máa mú ẹja dé ilé. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èmi náà máa ń ríi wípé ó ti dá mi lójú báyìí láti ríi pé mo lọ sí odò, mo lè pa ẹja, mo sì lè fún àwọn ọ̀rẹ́ mi, mi lè fún àwọn ènìyàn agbègbè mi. Ó jẹ́ kí ó jẹ́ ìmọ̀lára pé mo ti mọ bí a ti ń pa ẹja, inú mi sì dùn gan.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Níbi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, ọ̀pọ̀ ohun èlò ló ṣe pàtàkì sí mi gan-an. Ní gbogbo ọjọ́, mo máa ń rí pé bí mo ṣe ń lo àwọn ohun ẹ̀lọ̀ wọ̀nyí dáadáa ló ń jẹ́ kí iṣẹ́ mi kó máa rọrùn, kí n sì le ṣe dáadáa lẹ́nu iṣẹ́ náà. Mo ń sọ èyí láti inú ìrírí ara mi torí pé láìsí wọn, iṣẹ́ mi a níra gan an. Ohun èlò àkọ́kọ́ tí ó wúlò jùlọ fún mi ni kọ̀ǹpútà. Kọ̀ǹpútà ni mo fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mi ní ojoojúmọ́. Mo fi ń kọ̀wé, mo fi ń tọju àkọsílẹ̀, mo sì fi ń ṣètò iṣẹ́ tí mo ní láti ṣe. Ní igbà mi, mo tún fi ń kẹ́kọ̀ọ́ ohun tuntun. Láìsí kọ̀ǹpútà, mo mọ̀ pé mi ò ní lè ṣiṣẹ́ yára tàbí kí n ṣiṣẹ́ dáadáa bí mo ṣe fẹ́ àti bí mo ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹlẹkeji ni fóònù àgbéká. Fóònù alágbéká ó jẹ́ nǹkan pàtàkì sí mi. Ó jẹ́ ohun èlò tí mi ò fi seré rárá. Fóònù mi jẹ́ ohun èlò tó ṣe nǹkan tí ó jẹ́ ojoojúmọ́ fún lílò. Nítorí náà, mo fi ń bá àwọn ẹlẹgbẹ́ mi sọ̀rọ̀, mo fi ń gba ìròyìn, mo sì fi ń pe àwọn oníbàárà tàbí àwọn tí mò ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú. Nígbà tí mo bá wà níbi tí kọ̀ǹpútà kò bá wà, fóònù mi máa ń rọ́pò kọ̀ǹpútà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ayélujára tún jẹ́ ohun èlò tí ó lè ṣiṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó sì jẹ́ ohun èlò tí mo fẹ́ràn sì lọ́pọ̀lọpọ̀ nítorí ó mú iṣẹ́ mi yára. Pẹ̀lú íńtánẹ́ẹ̀tì, mo lè rín, mo lè rin ọ̀pọ̀lọpọ̀ máílì láìtẹ́ dí pé mo fi ẹsẹ̀ mi dé ibẹ̀ wò. Mo lè rí ìtàn, mo lè ṣàyẹ̀wò ìmọ̀ tuntun, mo sì lè ránṣẹ́ sí ẹlòmíràn láìsí ìṣòro níbi iṣẹ́ mi. Íńtánẹ́ẹ̀tì jẹ́ kí n ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kódà àwọn tí kò wà níbí kan pẹ̀lú mi. Bí i àwọn tó wà ní ìlú òkèrè àbí àwọn tó wà nílẹ̀ okùn, a sì lè jọ ṣe aṣẹpọ̀ nítorí pé íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan tó so wá pọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Láìsí íńtánẹ́ẹ̀tì, kò lè sí ìpàdé pẹ̀lú àwọn tó wà ní ọ̀nà jíjìn, pẹ̀lú àwọn ènìyàn tí kò sí pẹ̀lú mi. Wọ́n tún ní ìwé àkọsílẹ̀ àti kankan nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó máa ń wúlò fún mi. Ó jẹ́ ohun èlò tí màá fi ṣí àpò mi. Yálà ní àpò ṣòkòtò ni tàbí ní àpò aṣọ tí ń bá wọ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé ayé ti di ìmọ̀ ẹ̀rọ báyìí, mo sì ń rí pé kíkọ ohun sílẹ̀ lórí ìwé ń ràn mí lọ́wọ́ gan-an. Nítorí náà, èmi kò fi sílẹ̀ rará, mò ń tẹpá mọ́. Mo sì ń lo àwọn ǹkan àkọsílẹ̀ wọ̀nyí bíi ìwé àkọsílẹ̀ àti pẹ́ẹ̀ní tí a fi ń kọ ǹkan. Nígbà tí mo bá kọ ìpinnu tàbí èrò sílẹ̀, ó máa ń rọrùn fún mi láti rántí rẹ̀ àti láti ṣiṣẹ́ lórí rẹ̀. Ago àti kàlẹ́ńdà tún ṣe pàtàkì fún mi tó jẹ́ àwọn ohun èlò tó wúlò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí màá n ṣiṣẹ́ lọ́wọ́. Wọ́n máa ń ràn mí lọ́wọ́ láti mọ ìgbà láti ṣètò iṣẹ́ mi àti láti mọ bí ọjọ́ mi ṣe ń lọ. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ń bá wo kàlẹ́ńdà, ó máa ń ràn mí létí àwọn ohun tí mo ní í ṣe ní ọjọ́ iwájú. Àwọn ètò mi máa ń lọ déédéé níbi iṣẹ́. Mímọ àkókò dáadáa jẹ́ nǹkan pàtàkì torí ó fi hàn pé mo jẹ́ ẹni tó mọ ojúṣe mi. Ìkàn tí lè sì ń ràn mí lọ́wọ́ lára àwọn ohun èlò wọ̀nyí ni aago. Ago jẹ́ nǹkan pàtàkì ní ẹnu iṣẹ́ mi. Ó ń jẹ́ kí mo mọ̀ kín ni mo ti ṣe, kí ló kù fún mi láti ṣe. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ṣe pàtàkì fún mi lẹ́nu iṣẹ́. Ó kàn jẹ́ àwọn nǹkan èlò nìkan ni ó wúlò fún mi. Ìwà rere àti ọgbọ́n inú tún jẹ́ ohun èlò tí mo kà sí pàtàkì lẹ́nu iṣẹ́. Bí mo ṣe ń bá àwọn ènìyàn ṣiṣẹ́, bí mo ṣe ń fetí sí wọn àti bí mo ṣe ń yára.

Irú orin wo ni o fẹ́ràn láti máa gbọ́? Nípa orin, mo fẹ́ pé orin jẹ́ apá pataki nínú ayé mi. Ni gbogbo ìgbà orin máa ń jẹ́ kí inú mi kó dùn. Ó sì ń ràn mí lọ́wọ́ láti tú ìrònú mi kúrò nínú ìṣòro. Mo ní àwọn irú orin tí mo fẹ́ràn láti máa gbọ́. Àwọn bí orin ẹ̀sìn torí pé wọ́n bá ìmọ̀lára mi mu dáadáa. Mo fẹ́ràn orin ẹ̀sìn gan. Nígbà tí mo bá ń gbọ́ orin irú èyí, inú mi máa ń dùn, ọkàn mi sì máa ń balẹ̀. Mo máa ń rí pé orin yìí ń ràn mí lọ́wọ́ láti rántí Ọlọ́run ní gbogbo ohun tí mo bá ń ṣe. Ó ń ràn mí létí láti súnmọ́ Ọlọ́run. Ó ń ràn mí létí láti máa ṣe ohun gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì kí n sì mọ bí mo ṣe le máa ṣe láwùjọ tí wàhálà kò ní ṣẹlẹ̀. Orin ìjọsìn ó jẹ́ orin gidi. Ó sì máa ń jẹ́ kí n dúpẹ́ fún ohun gbogbo tí mo ní tí Ọlọ́run ti pèsè sí sàkání mi. Nígbà mìí tí inú mi bá ń bàjẹ́, àwọn orin ìjọsìn wọ̀nyí ó máa ń ṣe àtúnṣe ní ọ̀pọ̀lọpọ̀. Nítorí náà, mo fẹ́ràn orin ìjọsìn. Púpọ̀ orin ìbílẹ̀ Yorùbá, orin irú èyí ń jẹ́ kí n rántí ìtàn wa, àṣà wa àti ibi tí a ti wá. Nígbà tí mo bá ń gbọ́ orin ìbílẹ̀, ó dàbí pé mò ń gbọ́ ohun, ohun tí ó yẹ kí n máa gbọ́ ní àsìkò náà àti pé ó ń farapẹ́ ohun àwọn àgbà tí wọ́n kọ́ mi ní ọgbọ́n ayé. Orin yìí ó máa ń jẹ́ kí n ní ìgbéraga nínú èdè àti àṣà mi tó jẹ́ gẹ́gẹ́ bí àṣà Yorùbá èyí tí mò ń sọ lẹ́nu báyìí báyìí. Ni ọ̀nà mìíràn, orin ìfẹ́ náà jẹ́ irú orin tí mò ń gbọ́ púpọ̀. Orin irú èyí ó máa ń sọ nípa ìfẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ìbáṣepọ̀ àti ìmọ̀lára ọkàn. Nígbà tí mo bá ń gbọ́ wọn, mo máa ń ròyìn ayé mi àti àwọn ènìyàn tí mo ní ìfẹ́ sí. Wọ́n ń jẹ́ kí n mọ̀ pé ìfẹ́ jẹ́ ǹkan pàtàkì gan nínú ayé. Tábáníká tún wọ apá mìíràn ti mo tún fẹ́ràn orin aláyọ̀. Orin tí ń mú kí ènìyàn kó jó tàbí kó rẹ́rìn-ín. Nígbà tí mo bá ń rí pé ara mi fẹ́ lọ́ba kan, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń fẹ́ràn láti gbọ́ orin aláyọ̀. Orin irú èyí ó máa ń fún mi ní agbára tuntun. Mo lè kọrin pọ̀, mo sì lè jó díẹ̀. Èyí sì ń mú kí ìrora tàbí ìrònú burúkú kó kúrò lọ́kàn mi. Nígbà mìí mo máa ń gbọ́ orin tí ó ní ìtumọ̀. Mo máa ń gbọ́ orin tí yóò mú ọkàn mi balẹ̀. Mo sì máa ń gbọ́ orin èyí tí yóò jẹ́ kí n mọ ọmọ ẹni tí mò ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà, dá pé ọ̀pọ̀lọpọ̀ orin sí ọ̀nà tó dogba Àwọn orin tí mo fẹ́ràn sì ó pọ̀ gan. Mo rí pé orin ìtùnú ó máa ń ràn mí lọ́wọ́ láti mọ ara mi dáadáa. Orin tí mo fẹ́ràn láti máa gbọ́ jẹ́ orin tí ó bá ọkàn mi mu ní àsìkò kan tí ó sì ń mú ìtùnú wá tó ń mú ayọ̀ wá tàbí tó ń fún mi ní ìmísí láti rántí létí bí mo ṣe wà láyé, bí mo ṣe wà láyé. Kì í ṣe pé mo fẹ́ràn orin kan ṣoṣo. Ṣùgbọ́n gbogbo orin tí ó ní ìtàn, tó ní ìtumọ̀ tó sì ní ìmọ̀lára àti pé tó lè mú mi súnmọ́ Ọlọ́run ni mo máa ń fẹ́ràn láti gbọ́. Orin jẹ́ bí ọ̀rẹ́ fún mi tí mo fi ń rin ìrìnàjò ayé mi lójoojúmọ́. Nítorí náà orin ṣe pàtàkì sí mi. Mì sì ń fi orin ṣeré nígbà kúgbà. Nítorí pé oríṣiríṣi orin ló ní ìgbà tí wọ́n wúlò. Ní ìgbà mìí ó lè ṣe mí kí n yin Ọlọ́run lógo, kí n rántí pé Ọlọ́run ń dá àbọ̀ bọ̀ mí, kí n sì fi orin ìjọsìn sí i kí n gbádùn rẹ̀. Ní ìgbà mìí ó lè jẹ́ orin ìfẹ́ láti ní ìfẹ́ àwọn tó súnmọ́ mi, láti rán létí, láti ránra mi létí wípé, àh! Ìfẹ́ ṣe kó kó ṣe pàtàkì nínú ayé ọmọ ẹ̀dá. Ní ìgbà mìíràn ó sì lè jẹ́ orin tí ó mú mi jó. Ìyẹn tí bá fẹ́ túra ká kí n yọ ara mi kúrò nínú ìrònú ayé, mo máa ń gbọ́ orin èyí tá mú mi jó tá mú inú mi dùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jin iyen àwọn ènìyàn tí ó bá ṣẹ̀ ọ? Ṣé ó rọrùn fún ọ láti dárí jì wọ́n? Kí n sọ òtítọ́ nípa ara mi, kì í ṣe pé ó rọrùn fún mi láti dárí jì àwọn ènìyàn tí wọ́n bá ṣẹ̀ mí. Nígbà tí ẹnìkan bá ṣẹ̀ mí ní ibi tàbí tó bá bà mí jẹ́ ní ojú kan, ìrora ó máa ń wà níbẹ̀ nígbà mi. Mo máa ń rántí ohun tí wọ́n ṣe fún mi, mo sì máa ń béèrè nínú ọkàn mi pé kí ló dé tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ sí mi. Èyí mú kí ìdáríjì kó nira díẹ̀ láti ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn ènìyàn tí wọ́n bá ṣẹ̀ mí. Ni ọ̀pọ̀ ìgbà, ìbànújẹ́ àti ìbínú ó máa ń kọ́kọ́ gba ọkàn mi. Mo lè dá ara mi lẹ́bi ní ọ̀nà pé mo jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kó gba orí ọkàn mi nítorí pé ìṣòro ni ó máa ń fà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo rí i pé ìmọ̀lára yìí jẹ́ ti ènìyàn torí pé gbogbo wa la ní ọkàn lási lè ní bí a ṣe ń gba ǹkan sí. Ṣùgbọ́n pẹ̀lú àkókò, mo máa ń bẹ̀rẹ̀ sí ń ronú jinlẹ̀ wípé tí ǹ bá dárí jì wọ́n, báwo ni emi ati irú ẹni bẹ́ẹ̀ ṣe lè fẹ́ ní àjọṣepọ̀ ní ọjọ́ iwájú? Nítorí náà, mo ronú pi wàdà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti bẹ̀rẹ̀ sí ń dárí jì àwọn ènìyàn bó ti lè jẹ́ pé kò rọrùn láti lẹ̀ wá. Mo ti kọ́ pé bí mo bá di ìbínú mọ́ra, èmi fúnra mi ni mò ń pa ara mi lára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ẹni tí ó ṣẹ̀ mí, ó lè máa rántí mọ́ Ṣùgbọ́n èmi ni mo gbé ìrora náà sí ọkàn mi lójoojúmọ́. Ìrònú yìí ó ti rán mi lọ́wọ́ láti bẹ̀rẹ̀ sí ń dárí jì àwọn ènìyàn gẹ́gẹ́ bí ohun tí mo ṣe fún ara mi, kì í ṣe fún ẹni tí ó ṣẹ̀ mí nìkan. Bí mo bá dárí jì ènìyàn, mo dárí jì ara mi nì nítorí pé mo tú ara mi sí kúrò nínú gbogbo àwọn ìṣòro àti máa ronú ǹkan tí ẹni náà tó ṣe fún mi. Àǹfààní àkọ́kọ́ tí mo rí nínú ká dárí jì ènìyàn ni pé ó ń fún ọkàn mi ní ìtùnú nígbà tí mo bá pinnu láti dárí jì. Ó dàbí pé ẹrù kan yóò kúrò lórí ẹ̀mí mi. Inú mi máa ń dùn, ara mi sì máa ń balẹ̀ díẹ̀díẹ̀, mo sì lè tún rò dáadáa. Igbesi ààyè mi ó di ìrọ̀rùn ju ti tẹ́lẹ̀ lọ tí ń bá dárí jì ènìyàn torí pé ó tún yọ ìbínú ọkàn kúrò lára mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó tún ní àwọn àǹfààní kọ̀ọ̀kan náà tí ó máa ń jáde bíi títí dárí jì ẹni tí ń fa ìbáṣepọ̀ tó dáa nígbà mi. Àwọn ènìyàn á máa ṣe aláìmọ̀ pé wọ́n ń ṣe ibi sí ẹni. Nígbà tí mo bá fún wọn ní àǹfààní kejì, ìbáṣepọ̀ tó dùn mọ́rọ́ ó lè tún jáde wá láti bẹ́ẹ̀ lọ. A sì lè kọ́ ẹ̀kọ́ lára ohun tí ó ṣẹlẹ̀. Kò túmọ̀ sí pé mo gba ohun tí wọ́n ṣe ṣùgbọ́n mò ń yan àlàáfíà. Mo tún ti kọ́ pé dídárí jì ènìyàn ó ń jẹ́ kí ènìyàn ní ìwà ìrẹ̀lẹ̀ àti ìfaradà. Ó ń jẹ́ kí n mọ̀ pé èmi fúnra mi. Mo jẹ́ ènìyàn tó rẹra mi sílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti mọ ohun tí ẹni kejì tó ń là kọjá nítorí pé tí mi ò bá dárí jì tí ó sì wà nínú ìṣòro kan tàbí kejì, èmi kì í ó lè mọ̀ nítorí pé mi ò dárí jì irú ẹni bẹ́ẹ̀. Àmọ́ tí mo bá dárí jì tí ìbáṣepọ̀ wà láàárín wa tó dẹ̀ sọ ohun ti òun ń là kọjá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ìrànlọ́wọ́ lè wá láti ọwọ́ mi kí sì tú ẹni náà sílẹ̀ kúrò nínú ìṣòro tí ó wà. Ó ti lè jẹ́ pé ìdárí jì kò rọrùn fún mi ní gbogbo ìgbà, mo ti mọ̀ pé ó ṣe pàtàkì gan fún àlàáfíà ayé mi. Mò ń kọ́ ara mi ní ojoojúmọ́ láti jẹ ẹni tí yóò ní àlàáfíà ju ìbínú lọ. Àti dárí jì ẹni ti di ǹkan pàtàkì tí ó ń dáàbò bo ọkàn mi tó sì ń jẹ́ kí ń tẹ̀síwájú nínú ayé láìní ewu nínú láìsí.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Nípa oúnjẹ ọ̀kan lára ohun tí mo fẹ́ràn jù lọ ni ẹ̀fọ́. Láàárín gbogbo ẹ̀fọ́ tí ó wà, ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù lọ ni ẹ̀fọ́ rọ̀rọ̀. Mo fẹ́ràn rẹ̀ torí pé ó rọrùn láti jẹ, ó sì máa ń dùn gan nígbà tí a bá sè é dáadáa. Láti ìgbà kékeré ni mo ti mọ̀ ọ́n, mo sì ti fẹ́ràn rẹ̀ títí di òní. Nílé wa, ní ìgbàanì, ìyá mi máa ń ṣe ẹ̀fọ́ rọ̀rọ̀ lọ́pọ̀ ìgbà. Ní gbogbo ìgbà tí mo bá rí pé wọ́n ń ṣe ẹ̀fọ́ yìí, inú mi máa ń dùn. Bí òórùn ẹ̀fọ́ ṣe máa ń kan, mo mọ̀ pé oúnjẹ tó dáa ti ń bọ̀ nìyẹn. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, òórùn rẹ̀ máa ń jáde, tó jẹ́ pé gbogbo ẹni tó wà ní àyiká, wọ́n mọ̀ wí pé ẹ̀fọ́ rọ̀rọ̀ ni ìyá mi ń sè lọ́wọ́. Ìrántí yii ló mú kí ẹ̀fọ́ rọ̀rọ̀ di apá kan pàtàkì nínú ayé mi. Ohun mí ti mó fẹ́ràn nípa ẹ̀fọ́ rọ̀rọ̀ ni pé ó ń lọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ. A lè jẹ ẹ̀fọ́ rọ̀rọ̀ pẹ̀lú ewédú, ata rodo, àti ọbẹ̀ tí ó ní epo pupa dáadáa. Tàbí a lè jẹ ẹ̀fọ́ rọ̀rọ̀ lásán pẹ̀lú ẹran tàbí ẹja. Ní gbogbo irú àwọn nǹkan tí ó bá ṣẹ̀wù, adùn rẹ̀ ó sì máa ń dùn síi ni. Mo tú fẹ́ràn ẹ̀fọ́ rọ̀rọ̀ torí pé ó dára fún ara. Nígbà tí mo bá jẹ ẹ̀fọ́ yìí, mo máa rí pé ara mi ní agbára síi, inú mi sì máa ń dùn. Mo mọ̀ pé ó ní àǹfàní púpọ̀ fún ìlera, torí náà ó jẹ́ àwọn nǹkan tí mo máa ń bèrè fún lára oúnjẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá lọ sí ìrìn-àjò. Kí n bá bèrè ìbòyá wọ́n ní ẹ̀fọ́ rọ̀rọ̀, tí wọ́n bá sọ pé wọ́n ní í, inú mi máa dùn láti jẹ wọ́n nírú ìrìn-àjò bẹ́ẹ̀. Nígbà tí ó bá rẹ̀ mi tàbí tí mo bá fẹ́ jẹ oúnjẹ tí ó wuwo dáadáa, ẹ̀fọ́ rọ̀rọ̀ ni mo máa yàn láti fi jẹ oúnjẹ bíi ẹ̀bà, àmàlà tàbí ṣẹ́mú. Sí iwájú die sì, mo lè jẹ ẹ́ lọ́sàn tàbí ní alẹ́, mo sì máa ń rí ìtunù lẹ́yìn tí mo bá jẹ ẹ́. Mo tú fẹ́ràn bí ẹ̀fọ́ rọ̀rọ̀ ṣe rọrùn láti sè. Kò gba àkókò púpọ̀, kò sì nílò ohun èlò tó pọ̀. Èyí mú kí n lè sè é nígbàkígbà tí mo bá fẹ́, kódà nígbà tí mo bá ní ìṣòro. Ẹ̀fọ́ rọ̀rọ̀ tí mo bá jẹ ẹ́, ọkàn mi máa ń balè. Ìṣòro náà ó máa ń yọ láìṣẹ pé mo jẹ ẹ̀fọ́ rọ̀rọ̀, ọkàn mi kì í balẹ̀ rárá. Nínú gbogbo ẹ̀fọ́ tí ó wà, ẹ̀fọ́ rọ̀rọ̀ ni mo fẹ́ràn jù lọ. Kì í ṣe nítorí ì adùn rẹ̀ nìkan, ṣùgbọ́n nítorí ì ìrántí ìtunù àti àǹfàní tí mo rí nínú rẹ̀. Ó ti di apá kan mu, nínú ayé mi, mo sì mọ̀ pé mi ò ní yara kúrò lọ́dọ̀ rẹ̀ rárá. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, oríṣiríṣi oúnjẹ, ohun ni a máa ń wò pé irú ọbẹ̀ wo, irú ọbẹ̀ wo ló tọ́ láti fi jẹ ẹ́. Àwọn ènìyàn mí kò mọ ẹ̀fọ́ rọ̀rọ̀ torí ó jẹ́ ẹ̀fọ́ tí à ń jẹ ní ìdílé wa. Ìyẹn ní ìlú tí mo ti wá, tó sì tí mọ̀ mi lára, títí di wákàtí yii, ti mo ṣì ń jẹ ẹ́ ní ìrìn-àjò tí mo wà. Ẹ̀fọ́ rọ̀rọ̀ jẹ́ ẹ̀fọ́ tí ó rọ̀, a lè fi jẹ iṣu. Ìyẹn iṣu tí ó bá tú dáadáa, a lè fi ẹ̀fọ́ rọ̀rọ̀, a lè fi jẹ ẹ́. Ẹ̀fọ́ yìí ó ń jẹ́ kí n ní omi lára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Èmi kì í ní àdíkùn omi ní ara mi nítorí pé mò ń jẹ ẹ̀fọ́ yìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo sì ń rí àǹfàní rẹ̀ ní ara mi. Omi tó ní ara mi nítorí pé èmi kò fi ẹ̀fọ́ rọ̀rọ̀ ṣeré torí ó jẹ́ ẹ̀fọ́ tí ó ní omi dáadáa. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èmi máa ń sọ fún àwọn ọ̀rẹ́ mi pé kí wọ́n máa jẹ ẹ̀fọ́ rọ̀rọ̀ yìí nítorí ó ní àǹfàní tó pọ̀ tó ń ṣe ní àgó ara. Nítorí náà, tí a bá rí ẹnikẹ́ni, èyí tí kò ń ṣe ìgbọnṣẹ̀ dáadáa, ẹ sọ fún kó jẹ ẹ̀fọ́ rọ̀rọ̀ yìí. Tí ó bá jẹ ẹ̀fọ́ rọ̀rọ̀, ṣáká ni ara re yóò dá, yóò sì máa ṣe ìgbọnṣẹ̀ dáadáa.

Àkókò mélòó ni o máa ń lò láti lọ sùn? Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àkókò tí mo máa ń lò lọ sùn kì í sábà jẹ́ géregé. Nígbà mi, mo lè lo àkókò tó jẹ́ pé yóò fún mi ní ìfọ̀kànbalẹ̀ ara láti lọ sí ibùsùn mi. Ní ìgbà mi, àwọn àkókò kan wà tó jẹ́ wípé mo lè woo pé mo ní àwọn ǹkan láti ṣe. Mo lè lo àkókò bí mẹ́ta sí mẹ́rìn kótó di pé mo lọ sí orí ìbùsùn mi. Ìyẹn lẹ́yìn tí mo bá jẹ oúnjẹ alẹ́ tán. Mò ń jẹ oúnjẹ alẹ́ ní aago méje kọjá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ní ìgbà mìíràn lèléè tí mo bá pẹ́ dé ilé láti ibi iṣẹ́, mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi ní aago mẹ́sàn-án nígbà mìíràn. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá dé ibi iṣẹ́ ni mo ti máa ń wò pé ó yẹ kí n ṣe iṣẹ́ dáadáa kí n ba lè tètè padà sílé kí n sì lè jẹ oúnjẹ alẹ́ mi ní àkókò kí n ba lè lọ sí ibùsùn mi ní ìrọ̀wọ́ ìrọ̀rùn láì fi àkókò ṣòfò. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá dé láti ibi iṣẹ́, mo máa rí wípé mo wẹ̀, mo sì jẹun. Mo lè ka ìwé díẹ̀, mo sì lè wo tẹlifíṣàn kí n gbọ́ ìròyìn àgbáyé bí i aago mẹ́jọ tàbí aago mẹ́sàn-án. Tí ó bá wá ṣe díẹ̀ sí, mo lè lo wákàtí bí mẹ́ta si kó jẹ́ bí i aago méjìlá ni màá tó lọ sí ibùsùn mi. Ìgbà mìíràn sì rè é, ó sì lè jẹ́ pé mo ṣe àwọn ǹkan kan lórí ẹ̀rọ kọ̀m̀pútà mi kó tó di pé mo lọ sí ibùsùn mi. Èyí náà lè gbà mí níbí wákàtí méjì sí mẹ́ta ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí n tó lọ sí ibùsùn mi. Àwọn àkókò wọ̀nyí, ó jẹ́ àkókò èyí tí mo fi ń sinmi, èyí tí mo fi ń ronú jinlẹ̀ nípa ìgbésí ayé mi. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó jẹ́ àkókò èyí tí mo máa fi ń ronú nípa bí ọjọ́ náà gangan ṣe lọ sí. Kí ni àwọn ohun tí mo ṣe dáadáa? Kí ni àwọn ohun tí mi ò ṣe dáadáa? Kí ni àwọn ohun tí ó kù díẹ̀ káàtò èyí tí mo lè ṣe àtúnṣe lé lórí? Àkókò yìí jẹ́ àkókò tí mo máa ń fi ronú jinlẹ̀. Ìyẹn kí n tó wọ ọjọ́ kejì. Nítorí pé bí mi ò bá ṣe àwọn ǹkan wọ̀nyí, àwọn kù díẹ̀ kù díẹ̀ èyí tí ó bá ọjọ́ náà lọ, ó tún lè ṣe é ṣe kó ṣẹlẹ̀ ní ọjọ́ kejì. Ìyẹn tí n bá ṣe àtúnṣe sí. Nítorí náà mo máa ń ní ronú ìjìnlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti ṣe àtúnṣe lórí àwọn àkókò mi bí mo ṣe ń lo àkókò sí, bí mo ṣe ń ṣe iṣẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo máa rí i wípé àwọn ọjọ́ mi ó máa ń ní ìtùnú nínú ó sì máa ń dára tí mo bá ṣe àṣàrò lórí rẹ̀ tí mo sì rí i wípé àkókò tí mò ń lò láti lọ sùn ó ṣe pàtàkì. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí n tó jáde kúrò ní inú ilé, ìyẹn ní ọwọ́ àárọ̀ kùtùkùtù, èmi máa ń ṣí àláàmù sílẹ̀ lórí fóònù mi. Ìyẹn láti mọ àkókò èyí tí mò ń kúrò ní ilé, àkókò tí mò ń lò láti fi dé ibi iṣẹ́, àkókò tí mò ń lò lẹ́nu iṣẹ́ gan-an, àkókò tí mo tún ń lò láti kúrò lẹ́nu iṣẹ́. Gbgbo àwọn àkókò wọ̀nyí òun ni mò ń máa ń lo àláàmù mi fún láti rí dájú pé mi ò fi àkókò kankan ṣòfò nínú pé mò ń ṣe àwọn ǹkan wọ̀nyí dáadáa ní ojoojúmọ́. Òhun ló jẹ́ kí n mọ̀ wípé mo máa ń lo wákàtí bí méjì sí mẹ́ta kó tó di pé mo lọ sí orí ìbùsùn mi. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá wá ń sùn ní alẹ́, mo máa ń lo wákàtí bí i mẹ́jọ láti sùn. Ìgbà mi, mo máa ń lo wákàtí bí i mẹ́sàn-án láti sùn. Ìyẹn ni ó fún mi ní ìlera ara tó sì ń jẹ́ kí ara mi jí pépé kí n tó jí ní àárọ̀ ọjọ́ kejì. Nítorí náà àkókò tí mò ń lò lọ sùn ó ṣe pàtàkì sí mi gan.

Ṣé o máa ń dé ní àkókò? Nípa ìbéèrè yìí, mo fẹ́ sọ pé dédé sí ilé ní àkókò kì í jẹ́ ǹkan tí ó rọrùn fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo jẹ́ ẹni tí ó fẹ́ràn láti ṣe púpọ̀ ǹkan lọ́jọ́ kan, torí náà nígbà mi, àkókò máa ń sáré jù mí lọ. Bí mo tilẹ̀ mọ̀ pé dédé sí ilé ní àkókò ṣe pàtàkì, ìgbé ayé ojoojúmọ́ ó máa ń jẹ́ kí ó nira díẹ̀ kí ènìyàn kó tó lù dé sí ilé ní àkókò tó tọ́ àti àkókò tó yẹ. Ni ọ̀pọ̀ ọjọ́, iṣẹ́ ni ó ń dí mi ní ọwọ́ láti dé ilé ní àkókò. Nígbà tí mo bá ń ṣiṣẹ́, mo máa ń fẹ́ parí ohun tí mo bá bẹ̀rẹ̀ kó tó di pé mo máa lọ sí ilé. Èyí máa ń jẹ́ kí n pẹ́ díẹ̀ torí pé mo fẹ́ fi iṣẹ́ sílẹ̀ láì parí rẹ̀. Tí mo bá dédé kúrò lẹ́nu iṣẹ́, kò sì mọ́ mi lára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí pé mo fẹ́ràn láti máa parí iṣẹ́ mi. Nígbà tí mo bá mọ̀ pé mo ti pẹ́, inú mi kì í dùn rárá. Ìrìnàjò tún jẹ́ apá kan pàtàkì tí ó ń fa àwọn èpè wọ̀nyí fún mi. Ọ̀nà tí ó kún fún ọkọ̀ nítorí pé àwọn ìṣòro lè wà ní ọ̀nà. Nígbà mi, mo lè jáde ní àkókò tó da ṣùgbọ́n ohun tí kò sábà máa ń ṣẹlẹ̀ ni pé kí n dé òpópónà kí n rí pé ọkọ̀ kò ṣe bẹ́ẹ̀ pọ̀ kì í sábà wọ́pọ̀ rárá. Àwọn àkókò tí àwọn ènìyàn máa ń jáde sí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń wà ní òpópónà tí ọkọ̀ náà sì máa ń pọ̀ ní òpópónà. Àkókò yìí ni mo máa ń parí iṣẹ́ mi sí tó sì jẹ́ àkókò tí ó máa ń fa ìdíwọ́ fún àti dé ilé ní àkókò. Ni irú àkókò bẹ́ẹ̀, mo máa ń gbìyànjú láti faradà, kí n sì ṣàlàyé fún àwọn tí ó ń dúró dè mí ní ilé. Síbẹ̀síbẹ̀, ó tún wà ní ọjọ́ tí mo máa ń dé sí ilé ní àkókò. Ni ọjọ́ wọ̀nyí, mo máa ń ṣètò ara mi dáadáa láti ìbẹ̀rẹ̀ ọjọ́ wá. Mo máa mọ ìgbà tí mo ní láti jáde, ìgbà tí mo ní láti padà sílé, mo sì máa ń gbìyànjú láti tẹ̀lé ètò náà. Nígbà tí mo bá dé ilé ní àkókò, inú mi máa ń dùn ara mi sì máa ń balẹ̀. Àwọn ǹkan pẹpẹ̀pẹ̀ tí mo ní láti ṣe, mo sì máa ń ṣe wọ́n pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Ìyẹn tí mo bá tètè dé ilé. Nítorí èyí, mo ti bẹ̀rẹ̀ sí ń kọ́ ara mi láti máa bojútó àkókò dáadáa. Mo ń gbìyànjú láti parí iṣẹ́ mi ní àkókò kí n sì ya àkókò ìrìnàjò sílẹ̀ dáadáa. Kò péyi rárá ṣùgbọ́n mò ń ṣe ìtẹ̀síwájú díẹ̀díẹ̀ nítorí pé kò ṣe ǹkan tó mọ́ra. Àwọn ọjọ́ sì yàtọ̀ síra. Gbogbo ọjọ́ kọ́ lórí bà kan náà. Àwọn ọjọ́ kan wà tó jẹ́ wípé mo lè tètè dé ilé, àwọn ọjọ́ kan wà tó jẹ́ pé mi ò sì ní tètè dé ilé nítorí àwọn ǹkan tó ṣẹlẹ̀. Èmi kì í dé sí ilé ní àkókò ní gbogbo ìgbà ṣùgbọ́n mo mọ̀ pé ó ṣe pàtàkì gan-an. Mo ń ṣiṣẹ́ lórí ara mi kí n lè dárí sí ilé ní àkókò tó tọ́ àti àkókò tó yẹ torí pé dédé sí ilé ní àkókò ṣe ǹkan tí ó ń fún mi ní ìfọ̀kànbalẹ̀. Ó tún jẹ́ àkókò ayọ̀ àti àlàáfíà. Ni gbogbo ìgbà tí mo bá dé sí ilé ní ìgbà tó yẹ, ara mi máa ń balẹ̀, mo máa ń tọ́jú ara mi bí mo ṣe fẹ́. Ìfọ̀kànbalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni mo máa ń ní nítorí pé màá le ṣe àwọn nǹkan kan. Màá le gbọ́ ìròyìn tó ń lọ ní etile, màá tún le gbọ́ ìròyìn àgbáyé, màá le ka ìwé díẹ̀ tàbí kí n lo fóònù mi láti dáhùn ìbéèrè àwọn email mi kí n sì lè sọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn tí mi ò ní àǹfàní láti bá sọ̀rọ̀ lẹ́nu iṣẹ́. Gbogbo àwọn nǹkan yìí ni màá ṣe kí n bá dé ilé ní àkókò tó tọ́ àti àkókò tó yẹ. Nítorí náà, mò ń gbìyànjú, mò ń sa gbogbo ipá mi láti máa dé ilé ní àkókò. Ó tilẹ̀ jẹ́ pé ní báyìí báyìí kò wọ́pọ̀ fún mi láti dé ilé ní àkókò ṣùgbọ́n mò ń ṣiṣẹ́ lórí rẹ̀ torí mo ríi pé ó ní àǹfàní tó pọ̀ gan-an.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ rẹ? Nípa ìbáṣepọ̀ pẹ̀lù àwọn alábáṣiṣẹ́pọ̀ mi, mo fẹ́ sọ pé mo máa ń kà á sí ohun pàtàkì gan an níbi iṣẹ́. Mo mọ̀ pé iṣẹ́ kì í ṣe nǹkan tí ènìyàn lè ṣe dáadáa nìkan tó bá jẹ́ ẹnìkan ṣoṣo. Torí náà mo máa ń gbìyànjú láti ní ìbáṣepọ̀ tó dáa pẹ̀lú gbogbo ẹni tí ó ń bá mi ṣiṣẹ́pọ̀. Láti ìbẹ̀rẹ̀ mo máa ń fi ìbáṣepọ̀ rere hàn sí wọn. Ọ̀kan lára ohun tí mo máa ń ṣe ni pé mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìbáṣepọ̀ àti ìbọ̀wọ̀ tó múnádóko. Nígbà tí mo bá fẹ́ sọ èrò ọkàn mi, mo máa ń sọ ọ́ lọ́nà tó, tó ní ìfọ̀kànbalẹ̀ nínú. Kì í sì túń fetí sí èrò ọkàn tí wọn náà. Mo máa ń gbàgbọ́ pé fífetí sí ẹlòmíràn jẹ́ apá kan pàtàkì nínú ìbáṣepọ̀ rere torí pé ó ń jẹ́ kí gbogbo wa ní ìtẹ́lọ́rùn. Mo tún máa ń gbìyànjú láti jẹ́ ẹni tí ó ṣe ń gbẹ́kẹ̀lé. Nígbà tí mo bá fún wọn ní ojúṣe kan, mo máa ń ṣe é fún wọn ní ọ̀nà tí wọn ó lè gbẹ́kẹ̀lé mi, tí wọn ó ní ìgboyà nínú mi wípé ẹni tó fún wa ní iṣẹ́, ó tún ń fún wa ní iṣẹ́. Èyí ó jẹ́ kí àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ní ìgbàgbọ́ nínú mi. Wọ́n sì máa rí pé mo jẹ́ apá kan rere nínú ìgbé ayé wọn àti lẹ́nu iṣẹ́ tí wọ́n ń ṣe. Nígbà tí àìlera bá wáyé láà rín wa, mo máa ń fẹ́ yan ìbànújẹ́ kúrò ní ọkàn àwọn, àwọn alábáṣiṣẹ́pọ̀ mi. Mo máa ń bá ẹni tí ó bá kàn ń sọ̀rọ̀ pẹ̀lú ìtara kì í sì ṣàlàyé ohun tí mò ń rí lára wọn. Kí n tó ṣe bẹ́ẹ̀, mo máa ń gbìyànjú láti lóye ojú ìwòye rẹ̀ torí pé mo mọ̀ pé kì í ṣe gbogbo ìṣòro ni a fi ìbínú yanju. Tí ẹnikẹ́ni tó bá ní àìlera ìwà tàbí tó ní àìlera àti bá ènìyàn sọ̀rọ̀, mo máa ń gbà á ní ìyànjú nínú ọ́fíìsì mi. Mo máa ń pè sí àkíyèsí láti bá a sọ̀rọ̀ ní ojú kojú kí a sì fi ìtùnú ka fi sọ̀rọ̀ náà kó yanju. Dípò pé kí n pè é jáde ní ìta gbangba lójú gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀, ìyẹn yẹ̀yẹ́ ni yóò bọ́ sí, nítorí náà èmi kì í ṣe bẹ́ẹ̀. Mo tún máa ń fẹ́ràn láti ran àwọn alábáṣiṣẹ́pọ̀ mi lọ́wọ́ nígbà tí mo bá lè ṣe bẹ́ẹ̀ bí mo bá tilẹ̀ ní iṣẹ́ tèmi. Mo máa ń rí pé mò ń bá wọn ṣiṣẹ́ láti rán wọn lọ́wọ́ láti jẹ́ kí wọ́n ronú bí wọ́n ṣe lè ṣe iṣẹ́ wọn tí ó sì yọ̀ rọ̀ yọjú sí ìrọ́, ìrọ́jú, ìrọ́wọ́ ìrẹsẹ̀. Ìrànlọ́wọ́ yìí ó tún ń mú kí ìbáṣepọ̀ wa kó lágbára sí i ní ibi iṣẹ́. Mo tún máa ń gbìyànjú láti jẹ́ ẹni tí ó ni ìfaradà. Mo máa ń pe gbogbo ènìyàn, mo máa ń bá wọn sọ̀rọ̀, mo sì máa ń gbà wọ́n ní ìyànjú. Nípa fífi ìfaradà hàn, mo máa ń jẹ́ kí àyíká iṣẹ́ mi kó jẹ́ àyíká ìfẹ́, kí ìbànújẹ́ kó má sì ní ibẹ̀ kí gbogbo wa sì lè ṣiṣẹ́ pẹ̀lú ayọ̀. Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ó dá lórí ìbọ̀wọ̀, ìbánisọ̀rọ̀ rere àti ìfaradà nítorí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ó péye. Ṣùgbọ́n mò ń gbìyànjú lójoojúmọ́ láti dára sí i àti láti jẹ́ kí wọ́n jẹ́ ènìyàn tí wọ́n lè gbẹ́kẹ̀lé. Mo mọ̀ pé bí ìbáṣepọ̀ bá dá, iṣẹ́ á rọrùn, inú gbogbo wa yóò sì dùn. Olùkálùkù yóò sì ṣe ohun tó yẹ kó ṣe ní àkókò tó yẹ kó ṣe. Nítorí náà mo máa ń gbìyànjú láti ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ní ọ̀nà tó dáa, ní ọ̀nà tó, tó mú yọ̀gàn àti wípé mo máa ń sọ fún wọn ní gbogbo ìgbà pé bí ẹ bá ṣe ṣe iṣẹ́ mi sí, bẹ́ẹ̀ ni ọ̀lẹ ṣe máa ṣe iṣẹ́ ti yín ní ọjọ́ iwájú. Ìyẹn tí ẹ bá ti dá ilé iṣẹ́ yín sílẹ̀. Nítorí náà ẹ máa kára mọ́ iṣẹ́, ẹ mọ ohun tí ẹ̀ ń ṣe. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ṣì ṣe èyí, mo máa ń fún wọn ní owó àfikún tó máa n wu wọn lórí dáadáa.

Kí ni ìgbádùn rẹ̀? Nípa ìgbádùn mi, mo fẹ́ sọ pé ìgbádùn jẹ́ nǹkan pàtàkì gan nínú ayé mi. Mo kì í ṣiṣẹ́ tàbí irìn ayé láì wo àkókò díẹ̀ láti gbádùn ara mi. Tí m bá n ṣiṣẹ́, mo fẹ́ràn láti yan àsìkò ìgbádùn sọ́tọ̀, nítorí pé ó ń fún mi ní ìlera ara. Nígbà tí mo bá n gbádùn, ọkàn mi máa ń balẹ̀, inú mi sì máa ń dùn. Ó ń jẹ́ kí n tún rí agbára láti tẹ̀síwájú nínú ohun gbogbo tí mò ń ṣe. Ọ̀kan lára ìgbádùn tí mo fẹ́ràn jùlọ ni gbigbọ́ orin. Nígbà tí mo bá n gbọ́ orin tí mo fẹ́ràn, mo máa ń gbàgbé ìṣòro díẹ̀, mo sì máa ń wo ayé ní ìlànà tí ó dára. Nígbà mí, mo máa ń kọrin pọ̀ pẹ̀lú orin tí mò ń gbọ́ tàbí kí n máa jó díẹ̀ nínú ilé nígbà tí m bá n gbọ́ orin tí mo fẹ́ràn sì. Orin ń fún mi ní ayọ̀, ó sì ń jẹ́ kí n ní ìdùnnú, ó sì ń jẹ́ kí ayé rọrùn fún mi láti gbé. Mo tún fẹ́ràn láti bá àwọn ọ̀rẹ́ mi àti ìdílé mi ní àkókò tó dára. Èyí tún máa ń jẹ́ àkókò ìgbádùn fún mi. Bí a bá jọ ń sọ̀rọ̀, taa jọ ń rẹrìn papọ̀ tàbí ta jọ ń jẹun pọ̀, inú mi máa ń dùn gan. Ìbáṣepọ̀ yìí ó jẹ́ kí n mọ̀ pé mi ò wà nìkan nínú ayé. Ayọ̀ tí mo rí láti ọ̀dọ̀ àwọn ènìyàn tí mo nífẹ́ sí kì í ṣe owó tàbí ohun èlò kankan bí kò ṣe ìgbádùn wípé a jọ wà papọ̀, inú wa sì jọ ń dùn, a jọ ń ṣe àjọyọ̀. Ni apá kan ìgbádùn mi tí mo ní, ó jẹ́ àwọn nǹkan tó mú mi sinmi. Nígbà mí, mo kàn fẹ́ jókòó níbi tí ó dákẹ́, kí n ronú dáadáa tàbí kí n wo ayé mi bí ó ṣe ń lọ sí mi. Àwọn ìsinmi wọ̀nyí ó jẹ́ nǹkan tí ó mú ọkàn mi tutù, ó sì n ran mí lọ́wọ́ láti tún ara mi ṣe. Ni àkókò bẹ́ẹ̀, mo máa ń rí ìdùnnú tí ó jinlẹ̀ nígbà tí mo bá ń dáwà tí mo sì ní àkókò tèmi láti ní ìsinmi. Mo tún ní ayọ̀ nínú jíjẹ oúnjẹ tí mo fẹ́ràn. Èyí jẹ́ àkókò ìgbádùn tí mi ò fi ń ṣere rara. Bí mo bá jẹ oúnjẹ tí ó dùn, pàápàá jùlọ oúnjẹ ìbílẹ̀, inú mi máa ń dùn gan. Kì ń ṣe pé mò ń jẹ ẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà o, ṣùgbọ́n adùn rẹ̀ ó jẹ́ nǹkan tó ń fún mi ní ìtẹ́lọ́rùn àti ayọ̀. Mi kò kí ń rí oúnjẹ ìbílẹ̀ jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n ìgbà tí mo bá rí jẹ, àsìkò ìgbádùn ni fún mi. Nítorí àwọn nǹkan wọ̀nyí, èmi máa ń sún mọ́ àwọn àgbàlagbà tó mọ̀ nípa oúnjẹ ìbílẹ̀ dáadáa tí wọ́n lè gún ìyàn tí ó fẹ́lẹ́ bí etí, tí wọ́n a sì se ọbẹ̀ ẹ̀gúsí tó dùn mọ̀ràin mọ̀ràin sí dáadáa. Èyí jẹ́ oúnjẹ ìbílẹ̀ mi nítorí pé ọmọ Ondo State ni mí. Mo sì fẹ́ràn bí a ṣe ń pèsè oúnjẹ ìbílẹ̀ wa bí i ìyàn pẹ̀lú ẹran ọ̀yà àti ẹ̀gúsí lórí rẹ̀. Ó sì máa ń fún mi ní ayọ̀ àti ìgbádùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá pèsè irú oúnjẹ bẹ́ẹ̀ sí iwájú mi. Nígbà mí, mò ń rí ìdùnnú nínú kíkẹ́kọ̀ọ́ ohun tuntun. Bí mo bá ń kọ́ nǹkan tuntun tàbí tí mo mọ̀ pé mo ti dára sí i nínú ọkàn mi nípa nǹkan tí mò ń kọ́, inú mi máa ń dùn gan. Mo máa ń rí ìgbádùn nínú rẹ̀. Ó ń jẹ́ kí n ní ìgboyà rá mi. Mo sì máa n mọ̀ pé ayé mi ń sùn síwájú sì nígbà tí mo bá ń kọ́ nǹkan tuntun tó ń fún mi ní ìfọ̀kànbalẹ̀ tó sì ń fún mi ní ayọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo máa ń rí wípé ìtẹ̀síwájú ò ń bà mi. Ìgbádùn mi kì n ṣe nǹkan ẹyọkan ṣoṣo. Ó dá lé lórí orin, ìbáṣepọ̀, ìsinmi, oúnjẹ, kíkẹ́kọ̀ọ́ àti ìrànlọ́wọ́ gbogbo ni mo lè rí tó lè jẹ́ ìgbádùn sí mi ní àyíká mi. Ó ń jẹ́ kí ayé mi kó ní ìtumọ̀, mo sì ń gbìyànjú láti máa ní ayọ̀ nínú ohun kan ṣoṣo tí mo máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ṣé o máa ń fi tùràrí? Bẹ́ẹ̀ni, mo máa ń fi tùràrí. Ó sì ti di apá kan nínú ìgbésí ayé mi lójoojúmọ́. Kì í ṣe pé mo fi nítorí pé mo fẹ́ fi ara mi hàn rárá o, ṣùgbọ́n torí pé ó ń jẹ́ kí n ní ìtẹ́lọ́rùn ara. Ni gbogbo ìgbà tí mo bá fi tùràrí, mo máa ní ìmọ̀lára pé mo ti ṣètò ara mi dáadáa. Nígbà tí mo bá fẹ́ jáde lọ sí ibi iṣẹ́ tàbí ibìkan pàtàkì, tùràrí ni mo máa ń fi kẹ́yìn aṣọ mi. Ó dàbí ipinu ìkẹyìn tí mo fi ń sọ fún ara mi pé mo ti ṣetán láti jáde. Irú àádùn tùràrí yìí má ń jẹ́ kí n ní ìgboyà díẹ̀ síi, mo sì máa ń rìn pẹ̀lú ìtùnú ọkàn. Mo kì í fi tùràrí púpọ̀ jù torí pé mi ò fẹ́ kí ó máa rùn, kó máa rùn ní líle líle. Mo fẹ́ràn tùràrí tí ó rọrùn tó mú ọkàn balẹ̀, tí ó kàn ṣẹ̀rọra ń fẹ́ ní díẹ̀ díẹ̀, tí kò dùn jù, tí kò sì pọ̀ jù. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń yan tùràrí tí ó bá ìwà mi mu tí ó sì ń jẹ́ kí n ní ìtẹ́lọ́rùn. Nígbà mi, mo máa ń fi tùràrí kó dà nígbà tí mo bá ń jáde lọ sí àwọn ilé iṣẹ́ èyí tí a fẹ́ lọ bá sọ̀rọ̀ nípa nǹkan tí a lè ṣe fún wọn. Àwọn kan wọ̀nyí máa ń ràn mí lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti gba iṣẹ́ jáde ní àwọn ilé iṣẹ́ nítorí pé àwọn gan wọ́n á sọ fún mi wípé aṣọ mi ń rùn dáadáa, wípé mo lọ́ọrùn gidi ni ara. Nípasẹ̀ èyí, ó jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ láti ti fún mi ní etí láti gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Fífí tùràrí máa ń jẹ́ kí inú mi dùn torí pé mò ń ṣe fún ara mi kì í ṣe fún ẹlòmíràn. Ó ń jẹ́ kí n mọ̀ pé mo ní òye ìtọ́jú ara mi àti wípé mò ń kíyèsi àwọn nǹkan tó ń lọ ní sàkání mi. Mo tún rí pé fífí tùràrí ni apá kan tí ó ń jẹ́ kí n rántí àwọn ọjọ́. Nígbà tí mo bá fi àwọn tùràrí kan, ó lè mú kí n rántí ibi tí mo lọ tàbí ohun tí mo ṣe ní ọjọ́ kan ṣáájú. Èyí ń jẹ́ kí ìtura kó dé bá mi kì n sì máa ń rántí ìgbésí ayé mi gẹ́gẹ́ bí mo ṣe ń lò ó síi. Tí mo bá lọ sí ọ́fíìsì kan tó sì ní pàtó tùràrí kan tí mo fi sára ní ọjọ́ tí mo lọ, ìṣe tí wọ́n ṣe sí mi níbẹ̀ bóyá ó jẹ́ ní búburú ni tàbí ó jẹ́ ní dáadáa ni, irú tùràrí tí mo bá fi sára ní àsìkò náà, ó máa ń jẹ́ kí n rántí ọjọ́ náà pàtó pé mo lọ sí ọ́fíìsì báyìí, báyìí ni wọ́n ṣì ṣe ṣe sí mi. Nítorí náà, tùràrí oríṣiríṣi tí mo máa ń lò ó máa ń jẹ́ nǹkan tó ń jẹ́ nǹkan rántí fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nígbà tí mo bá fi tùràrí, ó máa ń fún mi ní ìsinmi tàbí kí n ní ìmọ̀lára ìtùnú. Mo máa ń fi tùràrí tó ń fún mi ní ìrọ̀rùn, ó ń jẹ́ kí ẹkàn mi balẹ̀, mo sì ń rí pé ìrònú mi ó ń lọ dáadáa. Ni irú àkókò bẹ́ẹ̀, tùràrí kì í ṣe ohun ìṣọ́ra nìkan ṣùgbọ́n ohun ìtùnú. Bẹ́ẹ̀ ni, mo máa ń fi tùràrí, ó sì ṣe pàtàkì sí mi. Kì í ṣe nítorí pé ènìyàn ń fi, ṣùgbọ́n torí pé ó ń jẹ́ kí n ní ayọ̀, ìtẹ́lọ́rùn àti ìgboyà ó sì ti ń fún mi ní ìrántí pẹ̀lú. Tùràrí jẹ́ nǹkan kékeré ṣùgbọ́n ipa rẹ̀ lórí mi ó tóbi gan nítorí pé ó ti la ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà fún mi ní ẹnu iṣẹ́ mi. Ó sì ti fún mi ní àwọn ìgbéga tó pọ̀ láti gba iṣẹ́ jáde láti ọwọ́ àwọn ilé iṣẹ́ èyí tí a ń bá ṣiṣẹ́. Nítorí náà, ó tún jẹ́ nǹkan tí àwọn olólùfẹ́ mi máa ń ní ìfẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí mo bá wọ inú ọ́fíìsì wa tí wọ́n bá ti gbọ́ ohùn tùràrí mi, wọ́n ti mọ̀ pé èmi ni mo wọlé. Láì tẹ́ tí dé ibi tí wọ́n wà, wọ́n ti mọ̀ wípé mo ti ń bọ̀ nìyẹn. Kì í ṣe wípé ó pọ̀jù but nítorí pé wọ́n ti mọ ìwọ̀nba tùràrí tí mò ń lò, wọ́n sì ti mọ orun rẹ̀, wọ́n ti dààmú yàtọ̀ sí orùn tùràrí tí àwọn tó wà ní agbègbè mi tó ń lò. Nítorí náà, wọ́n sì mọ̀ wípé èmi ni mo ń bọ̀. Ó sì máa ń jẹ́ nǹkan ìwúrí fún mi, mo sì máa ń gbádùn láti máa lòó dáadáa.

Ṣe o mọ bí a ti ń ya àwòrán? Bẹẹni, mo mọ bi a ṣe ń ya àwòrán, bí ó tilẹ̀ jẹ́ pé mi ò jẹ́ alámọ̀já rẹ dáadáa. Mo kọ ọ́ díẹ̀ díẹ̀ láti inú ìfẹ́ ara mi, torí pé mo máa ń rí pé yíya àwòrán jẹ́ ọ̀nà kan tí ènìyàn fi ń sọ ìtàn ara rẹ̀. Nígbà tí mo bá ń yà àwòrán, mo máa ń rí pé mò ń fi èrò inú mi hàn láì sọ àwọn nǹkan tí mò ń ṣe. Ní ìbẹ̀rẹ̀, mo bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé àti kọ́lọ̀. Mo máa ń yà àwòrán ohun kékeré bí ilé, igi, ènìyàn tàbí ohun tí mo bá rí ní àyíká mi. Kò péye rárá nígbà yẹn, ṣùgbọ́n mi kì í jẹ́ kí èyí kó, kó dà mi ní abádá. Nítorí náà kò dá mi dúró rárá, mo tẹ̀ síwájú láti máa ya àwòrán lọ. Mo mọ̀ pé gbogbo ẹ̀kọ́ ló ń bẹ̀rẹ̀ láti ibi kan ni. Pẹ̀lú àkókò, mo bẹ̀rẹ̀ sí ń kọ́ bí a ṣe ń darapọ̀ mọ́ àwọn àwọ̀. Nígbà tí mo bá lo-- tí mo lo pẹ́nsù tàbí tí mo sì lo àwọn nǹkan bí pẹ́ẹ̀ní, mo máa ń gbìyànjú láti fi òjìji àti ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ hàn. Kíkọ́ èyí kọ́, ó kọ́ mi ní ìrọ̀rùn, ó ń fún mi ní ìbẹ̀rẹ̀ tí ó dáa, ṣùgbọ́n ó nílò ìfarabalẹ̀. Mo sì gbọdọ̀ ní ìfaradà tó pọ̀. Mo bẹ̀rẹ̀ sí ń rí ìyàtọ̀ nínú iṣẹ́ mi nígbà tí mo bẹ̀rẹ̀ sí ń kó àwọn nǹkan wọ̀nyí sí àwòrán yíya mi, ìfọ̀kànbalẹ̀ àti ìfaradà. Nígbà míì, mo máa ń yà wòrán láti inú ohun tí mo rí gan an, bí ojú ènìyàn tàbí ibi kan. Nígbà míì sì nii, mo máa ń yà wòrán láti inú èrò ọkàn mi wá. Èyí ń jẹ́ kí n ní òmìnira láti dá ohun tí mo fẹ́ sílẹ̀ lórí ìwé láìsí ìlànà tó le, nítorí pé aba mi àti bí mo ṣe fẹ́ sí i, òun ló jẹ́ kí n gbé àwọn ìlànà wọ̀nyí sílẹ̀. Yíya àwòrán máa ń jẹ́ ìgbádùn fún mi. Nígbà tí mo bá ń yà àwòrán, mo lè gbà pé àkókò, mo sì le dákẹ́ pátápátá láì bẹ́ẹ̀ ní kẹ́ni sọ̀rọ̀. Ó dàbí pé mò ń bá ara mi sọ̀rọ̀ ni. Ní àkókò bẹ́ẹ̀, ọkàn mi ó máa ń ní ìmọ̀lára wí pé ara mi balẹ̀, inú mi sì dùn sí ǹkan tí mò ń ṣe. Mo tún kọ pé yíya àwòrán ó ń kọ́ mi ní ìfaradà gẹ́gẹ́ bí mo ṣe sọ láti le, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò ṣẹlẹ̀ sí mi tí mo bá ń ya àwòrán lọ́wọ́ tí mo wọ̀ faradà láìsí pé mo ṣe ìbínú. Tí mo bá bínú lórí rẹ̀, màá fi sílẹ̀, mi ò ní ṣe é mọ́. Nítorí náà, gbogbo ìyànjú mi pátápátá yóò kàn jà sí àsán ni. Ṣùgbọ́n kí lè má ba ṣẹlẹ̀, mo nílò ìfaradà tó pọ̀. Kò sí àwòrán tó dáa tí èèyàn bá rí tí inú wọn ò ní dùn sí. Nígbà tí mo bá ṣe àṣìṣe lórí àwọn nǹkan kan tí mò ń yà, mo máa ń kọ́ àwọn nǹkan wọ̀nyí láti farabalẹ̀ láti ṣe àtúnṣe lórí rẹ̀. Mo sì tún máa ń gbìyànjú lẹ́ẹ̀kan si ní gbogbo ìgbà. Èyí tún ràn mí lọ́wọ́ kó dà nínú àwọn apá kan mìíràn tó jẹ́ ti ayé mi. Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe àwọn nǹkan tí ó mú inú mi dùn nípa yíya àwòrán. Bí ó tilẹ̀ jẹ́ pé mo sì ń kọ́ ẹ̀kọ́ náà sí ni, kì í ṣe nítorí pé mo fẹ́ di olórin, ṣùgbọ́n torí pé ó fún mi ní ayọ̀ àti ìdùnnú. Yíya àwòrán ti di ọ̀nà kan tí mo fi ń sọ ara mi di mímọ́ sí. Mo sì ń dún pé pé mo kọ́ bí wọ́n ṣe ń ya àwòrán. Gbogbo ìgbà tí mo bá ya àwòrán, ọkàn mi máa ń balẹ̀, inú mi sì máa ń dùn wí pé àwọn ènìyàn ń tẹ́wọ́ gba ohun tí mò ń ṣe, wón sì ń gbóríyìn fún ni gbogbo ìgbà tí wọ́n bá rí ǹkan tí mo yà. Nítorí pé èmi kì í sábà ya ohun tí àwọn ẹlòmíràn ti yà rí. Àwòrán tí mo máa ń yà máa ń jẹ́ àwòrán tó wá láti inú ọkàn mi. Bí mo bá ṣe rí ǹkan sí, àwọn erongba mí mo máa ń gbé jáde lórí àwòrán tí mo bá yà. Èyí máa ń jẹ́ kí àwọn ènìyàn nífẹ̀ẹ́ sí àwọn nǹkan tí mò ń yà torí ó dà dúró gedegbe, kò fara pẹ́ ǹkan kan tí àwọn ènìyàn ti yà rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Inú mi máa ń dùn sí èyí.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Nípa bí mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, mo fẹ́ sọ pé mo máa ń kà sí ǹkan pàtàkì gan an nígbà tí mo bá ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn. Mo máa ń pe ojúṣe tí a bá ní pọ̀ sí àkíyèsí gbogbo wa wípé ó jẹ́ ǹkan pàtàkì. Mo máa ń gbìyànjú láti yan àwọn tó lè ṣiṣẹ́ pọ̀ dáadáa pẹ̀lú mi tí wọ́n sì ní ìwà rere. Nítorí ìwà rere jẹ́ ǹkan tó ṣe pàtàkì nínú iṣẹ́. Ọ̀kan lára ohun tí mo máa ń wò ni ìfaradà. Mo fẹ́ kí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi kí wọ́n lè ní ìfaradà ohun tí ó pọ̀. Nítorí pé lẹ́nu iṣẹ́ nígbà mìíràn àwọn ìṣòro díẹ̀ díẹ̀ máa ń dìde tí ènìyàn kò bá sì ní ìfaradà, ìjákulẹ̀ lè wà lẹ́nu iṣẹ́ bí ènìyàn bá yára ń bínú tàbí tí kò ní ìfaradà ó lè fa ìṣòro sí ilé iṣẹ́. Nítorí náà mo máa yan àwọn tí ó ní ìfaradà tí wọ́n sì lè fi ìmọ̀lára rere hàn nígbà gbogbo. Mo tún máa ń ka ìbáṣepọ̀ rere sílẹ̀. Mo fẹ́ kí àwọn tí mo bá ń bá ṣiṣẹ́ pọ̀ kaní ìbọ̀wọ̀ fún ara wọn àti fún èmi pẹ̀lú. Nígbà tí mo bá rí pé ẹni kan ó ń bá mi sọ̀rọ̀ pẹ̀lú ìbáṣepọ̀ tí ó sì ní ìfaradà, mo máa yan ẹni náà gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́ pọ̀ mi. Èyí jẹ́ kí iṣẹ́ wa kó rọrùn ó sì mú kí gbogbo wa ní ìtẹ́lọ́rùn. Ìmọ̀ àti ìmoye jẹ́ ohun mìíràn tí mo máa ń wò. Mo fẹ́ kí alábàáṣiṣẹ́ pọ̀ mi ní ìmọ̀ tó yẹ fún iṣẹ́ tí à ń ṣe tí wọ́n sì lè kọ́ ẹ̀kọ́ tuntun pẹ̀lú mi. Bí ènìyàn bá jẹ ẹni tí ó ní ìmọ̀ye àti agbára láti ṣe iṣẹ́, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà irú àwọn ẹni bẹ́ẹ̀ máa ń sise takuntakun. Ilọsíwájú sì máa ń wà lẹ́nu iṣẹ́ tí a bá bá irú ẹni bẹ́ẹ̀ ṣiṣẹ́. Ìyẹn àwọn ènìyàn tó ní ìmọ̀ye àti agbára àti ṣiṣẹ́ ó máa ń jẹ́ kí iṣẹ́ wa kó ní ìtẹ̀síwájú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo tún máa ń wò bí ènìyàn ṣe ń ṣe, bí ènìyàn ṣe ní ìfarabalẹ̀ àti ìtẹ́lọ́rùn sí nínú iṣẹ́ rẹ̀. Mo fẹ́ kí ẹni tí mo yàn tí yóò ṣiṣẹ́ pẹ̀lú mi kó jẹ́ ẹni tó ní ìfẹ́ àti ìmọ̀lára rere. Bí ènìyàn bá wà tó ń ṣiṣẹ́ láìní ìfẹ́, iṣẹ́ náà yóò kùnà tàbí kó ní ìrẹ̀wẹ̀sì nínú. Nítorí náà mo máa ń yan ẹni tí ó ní ìfarabalẹ̀ àti ìfẹ́ lẹ́nu iṣẹ́. Bí mo ṣe máa ń yan alábàáṣiṣẹ́ pọ̀ mi dá lórí ìfaradà, ìbáṣepọ̀ rere, ẹni tó ní ìmọ̀, tó ní ìtẹ́lọ́rùn, tó sì ní ìfẹ́ sí iṣẹ́ tó ń ṣe. Nítorí náà mo máa ń gbìyànjú láti yan ẹni tí ó da jù lọ fún iṣẹ́ tó sì ní àwọn ǹkan wọ̀nyí lára torí pé mo mọ̀ wípé alábàáṣiṣẹ́ pọ̀ rere ó lè jẹ́ kí iṣẹ́ rọrùn ó sì lè jẹ́ kí iṣẹ́ kó ní ìtùnú kí iṣẹ́ sì ní ìlọsíwájú. Èyí tí yóò jẹ́ ìlọsíwájú fún gbogbo ẹni tí ó ń ṣiṣẹ́ ní agbègbè yóò sì tún jẹ́ ìlọsíwájú fún ilé iṣẹ́ fúnra rẹ̀. Ọ̀gá ilé iṣẹ́ fúnra rẹ̀ yóò ní ìsinmi, ọkàn rẹ̀ yóò balẹ̀. Kódà ọ̀gá ilé iṣẹ́ lè lọ fún ìrìnàjò fún ọjọ́ pípẹ́ láìsí pé ó ń bojú wẹ̀hìn láti wò pé kí ló ń ṣẹlẹ̀ ní ibi iṣẹ́. Nítorí pé mo máa ń farabalẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà gẹ́gẹ́ bí Ọ̀gá ilé iṣẹ́ láti yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ tó ní àwọn ǹkan tí mo kà sílẹ̀ yìí nínú. Tí n bá rí àwọn tó ṣe ń fọkàn tán tọní gbogbo àwọn ǹkan tí mo kà sílẹ̀ wọ̀nyí, ìfọ̀kànbalẹ̀ ọkàn ló máa ń jẹ́ fún mi. Èmi kò ní nílò láti máa fojú fíná láti máa wòlẹ̀ àbí láti máa kẹ́pẹ́ ara mi wípé kí ni wón ń ṣe ní ọ́fíìsì. Nítorí náà ọkàn mi máa ń balẹ̀ tí n bá rí àwọn ènìyàn tó ní àwọn ìwà wọ̀nyí ní ọwọ́. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà iṣẹ́ máa ń rọrùn dáadáa, iṣẹ́ sì máa ń já géere, òtítọ́ àti ìdùnnú sì máa ń wà lórí iṣẹ́ tí n bá ń ṣe lọ́wọ́. Nítorí àwọn tó ṣe ń fọkàn tán ò ní mọ̀ yàn sẹ́nu iṣẹ́. Àwọn alábàáṣiṣẹ́pọ̀ tó ní ìfẹ́ tó sì ní ìtara àti ṣiṣẹ́ tí mo yàn sẹ́nu iṣẹ́ won a jẹ́ kí iṣẹ́ lọ géeregé láìsí ìdààmú láìsí wàhálà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Bẹ́ẹ̀ni, mo fẹ́ sọ nípa oúnjẹ kan pàtó tí mo ní ìkóra rẹ̀ gan an, tí ó sì ti jẹ́ ìrirí tí ó kọ́ mi nípa ara mi. Oúnjẹ yìí ni ẹran àgùntàn tí a ti fi àwọn turàrí tàbí ohun ìlò tó lágbára tí a ti fi sè. Nígbà tí mo bá ríi, mo máa ní ìmọ̀lára wípé n kò fẹ́ràn rẹ̀ nítorí ó máa ń rùn sí mi, òórùn rẹ̀ sì máa ń kan ní gbígbọ́ sí mi. Ìkórìíra yìí kì í ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ó ti bẹ̀rẹ̀ láti ìgbà tí mo ti wà ní kékeré. Ìdí ìkórìíra mi sí oúnjẹ yìí ni pé òórùn rẹ̀ kì í dùn sí mi rara. Nígbà tí mo bá gbìmọ̀ láti jẹ ẹran àgùntàn yìí, ó máa ń fa ìrora inú díẹ̀ fún mi, ó sì ń jẹ́ kí inú mi kún fún ìbànújẹ́. Mo ti ní ìrírí pé ara mi kì í faramọ́ torí náà. Mo kọ̀ láti jẹ ẹni tí ó gbọdọ̀ ya ẹran àgùntàn sọ́tọ̀ ní gbogbo ìgbà. Kò da fún mi láti jẹ rárá ni. Ṣùgbọ́n mo ti kọ́ pé kò yẹ kí ìkórìíra yìí kó dá mi dúró láti rí oúnjẹ tó lè rọ́pò rẹ̀. Nígbà tí mo bá fẹ́ jẹ ohun tí kò ní ẹran àgùntàn yìí, mo máa ń yan ẹran màlúù tàbí ẹran adìẹ láti fi rọ́pò ẹran àgùntàn. Wọ́n jọra nínú àádùn àmọ́ wọ́n yàtọ̀ gede gbé. Kò ní òórùn tó lè fa ìrora tàbí ìbànújẹ́ fún mi. Iyẹn ẹran àgùntàn tí ó máa ń rùn, ṣùgbọ́n ẹran màlúù àti ẹran adìẹ wọn kò ní ìbànújẹ́ kankan rárá. Òórùn rẹ̀ sì wà, ó sì wà pa tó da. Èyí ń jẹ́ kí n mọ̀ wípé mo ní ìtẹ́lọ́rùn àti ìtùnú láti ríi wípé mo ní oúnjẹ mi, ẹran mi tí mo lè fi rọ́pò ẹran àgùntàn. Mo tún lè rọ́pò ẹran àgùntàn pẹ̀lú ẹ̀fọ́ tó ní àwọn ohun àmúdùn dáadáa tàbí ẹja nínú. Bí mo ṣe ń fi ẹ̀fọ́ àti ẹja tí mo ṣe fi ń jẹun, oúnjẹ mi máa ń dùn dáadáa ó sì rọrùn fún mi láti jẹ. Èyí jẹ́ àpẹẹrẹ bí mo ṣe lè ṣe àtúnṣe láì fi ara mi sínú ìrora tàbí àìlera nípa jíjẹ ẹran àgùntàn. Àwọn ìrànlọ́wọ́ mìíràn tí ó peyé fún mi wọn ni adùn tó wà nínú ọbẹ̀ èyí tí mo fi ń jẹun kí ó máa tẹ́mi lọ́rùn ní gbogbo ìgbà tí mbá rí pé òórùn rẹ̀ ó wà pa. Nígbà tí mo bá sì ṣe àwọn nǹkan bẹ́ẹ̀, oúnjẹ yìí kò ní ìkórìíra kankan nínú fún mi. Nítorí náà, mo lè jẹ ẹ́ nínú ibikíbi tí mo bá wà. Mo lè jẹ ẹran adìẹ, mo lè jẹ ẹran màlúù, mo sì lè jẹ ọbẹ̀ ẹ̀fọ́ tí a fi ẹja sè. Àwọn nǹkan wọ̀nyí ló mú mi máa ń gbàgbẹ́ nípa ẹran àgùntàn. Ìkórìíra mi sí ẹran àgùntàn kò nípa ní ara pẹ́ bóyá àwọn ẹlẹ́sìn kan ń jẹ ẹ́ àbí wọn kò ń jẹ ẹ́. Kì í ṣe nípa ti ẹ̀sìn. Nípa ara mi fún ara mi ni. Mo ti kọ́ láti rọ́pò rẹ̀ pẹ̀lú ẹran adìẹ, ẹja tàbí ẹran màlúù. Irirí yìí ti jẹ́ kí n mọ̀ pé mo lè ní ìtọ́jú ara mi ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tó tọ́ àti tó yẹ láì ní ìrora tàbí ìbànújẹ́ nínú. Nítorí pé tí mo báa wo àyíká mi, àwọn ohun tí mo lè ṣe ní ọ̀pọ̀ ìgbà tí ó fa ìdùnnú fún mi, ó pọ̀ rẹpẹtẹ dípò kí màá ní ìbànújẹ́ láti jíjẹ ẹran àgùntàn. Nkan tí ó fà á ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó ṣe rí bẹ́ẹ̀ ni wípé tí a bá ń ṣe ọdún, ẹran àgùntàn jẹ́ ẹran tí a máa ń sábà lò ní ìdílé Mùsùlùmí tí mo ti wá. Àmọ́ èmi kò fẹ́ràn rẹ̀ rarara. Nítorí náà, mo máa ń kọ̀ ọ́ sílẹ̀. Mo máa ńgbe tí ṣẹ̀gbẹ́ kan ní gbogbo ìgbà. Nítorí náà, mo fẹ́ràn ẹran adìẹ àti ẹran màlúù dípò ẹran àgùntàn.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé jẹ́ ọ̀sẹ̀ tó kọjá. Ó jẹ́ ìrírí tí mo ní ìfẹ́ sí gan, torí pé mo ní iṣẹ́ ìwádìí kan láti ṣe fún ẹ̀kọ́ mi. Nígbà tí mo dé ilé ìkàwé, mo rí pé ó yá mi lójú pé ilé yìí dàbí àgbàlá ìmọ̀ ó sì ní ìdákẹ́jẹ́ tó yẹ fún ìtẹ̀síwájú ọkàn mi. Nígbà tí mo wà níbẹ̀, mò ń lọ sí apá tí mo ti mọ̀ pé ìwé tí mo fẹ́ yóò wà níbẹ̀. Mo jẹ́ kí ojú mi kó yíká àwọn ìwé mo sì yan àwọn tí mo fẹ́ kà fún ìwádìí mi. Mo ní ìmọ̀lára ìtẹ́lọ́rùn gan torí pé mo mọ̀ pé mo wà ní àyíká tí ó yẹ fún kíkà àti ìmọ̀. Ilé ìkàwé yìí ó jẹ́ gẹ́gẹ́ bí ilé ìmọ̀ sí mi. Mo tún rántí pé mo gba àkókò díẹ̀ láti ka àwọn ìwé mìíràn tó wúlò fún ìfẹ́ ara mi bí mo ṣe ń ka àwọn ìtàn àti ìwé wọ̀nyí. Wọ́n jẹ́ ọ̀kan nínú nǹkan tó ń fún mi ní ìmísí àti tẹ̀síwájú nínú ohun ìka mi. Ọkàn mi ń balẹ̀ inú mi sì ń dùn. Ilé ìkàwé yìí jẹ́ ibi tí mo lè kọ́ ẹ̀kọ́ pẹ̀lú ìdákẹ́jẹ́ tí kò sí ẹnikẹ́ni tí ó yọ mí lẹ́nu. Nígbà tí mo bá wá sí ilé ìkàwé, mo máa ń kọ́ àwọn àkókò, mo máa ń kó pọ̀ fún ara mi láti rántí àwọn ohun tí mo ti kọ́ àti láti kọ́ àwọn ohun tuntun. Mo máa ń kọ́ ẹ̀kọ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ torí pé ibẹ̀ ó jẹ́ ibi kan tí mo sì lè ní ìtẹ̀síwájú. Mo tún máa ń ṣe àṣàrò díẹ̀ kí n lè lóye ohun tí mo ti kà dáadáa. Ìrírí mi ní ilé ìkàwé yìí ó tún kọ́ mi ní apá kan bí ènìyàn ṣe ní ìtẹ́lọ́rùn, bí ènìyàn ṣe mọ ara rẹ̀ si. Ó jẹ́ apá kan pàtàkì nínú ìmọ̀ tí mo tún ní. Nígbà tí mo wà níbẹ̀, kò sí ìbànújẹ́ kankan, kò sí àríyá. Gbogbo ohun tí mò ń ṣe níbẹ̀ ń lọ ní ìṣètò tí ó dára. Èyí ti jẹ́ kí ìwádìí mi kó rọrùn ó sì tún mú kí i ní ìtẹ́lọ́rùn àti ìfẹ́ sí ìwé kíkà. Ìgbà tí ó kẹ́yìn tí mo lọ sí ilé ìkàwé jẹ́ ìrírí tí ó da gan. Ni ọ̀sẹ̀ tó kọjá ni mo gbé ìgbésẹ̀ náà. Mo kọ́ ẹ̀kọ́ tuntun, mo sì tún ní àkókò láti sinmi, ọkàn mi sì balẹ̀ níbẹ̀. Ìrírí yìí ti jẹ́ kí n mọ̀ pé ilé ìkàwé jẹ́ ibi pàtàkì fún ìmọ̀ àti ìdákẹ́jẹ́ ọkàn. Mo sì ní ìfẹ́ síi láti tún lọ nígbà tí mo bá tún ní ààyè àbí nígbà tí mo bá tún ní àwọn nǹkan pàtàkì láti ṣe lórí àwọn ìgbésẹ̀ tí mo gbé láti kọ́ ẹ̀kọ́ tó péye. Nítorí náà ilé ìkàwé ó jẹ́ ilé ọgbọ́n, ó jẹ́ ilé ìmọ̀, ó jẹ́ ibi tí a ti ń kọ́ bí a ṣe ń fara balẹ̀. Ó jẹ́ ibi tó ń jẹ́ kí ara ènìyàn kó wálẹ̀ dáadáa láti ní ìmọ̀ tó péye tí kò de sì si bí àríyá tàbí àríwó tàbí ẹnikẹ́ni tí yóò máa jẹ́ kí orin máa dùn ní agbègbè rẹ̀. Nítorí náà ilé ìkàwé ó jẹ́ ibi kan tí ọkàn ènìyàn ti ń balẹ̀, tí a ti ń ní ìfọ̀kànbalẹ̀ ìfaradà tí a sì gbúdọ̀ máa lọ ní gbogbo ìgbà tí a bá fẹ́ kí ìmọ̀ ohun tí à ń kà kó yẹ wá dáadáa láìsí pé ẹnikẹ́ni ó ń fi tirẹ̀ ni wá lára. Ilé ìkàwé ó jẹ́ ibi tí mo fẹ́ràn sì gan. Ó ń dá ọkàn mi, ó ń dá ọkàn mi dùn ní gbogbo ìgbà tí bàá ni lọ́kàn pé mo fẹ́ lọ sí ilé ìkàwé. Ayọ̀ mi sì máa ń kún pẹ̀lú nítorí pé mo mọ̀ pé màá rí àwọn ẹ̀kọ́ tó dágan já, màá rí kà, màá dẹ̀ gbọ́ àwọn ìtàn tó yẹ kí n gbọ́ nípa orílẹ̀ èdè tí mo wà. Ìyẹn tó jẹ́ gẹ́gẹ́ bí newspaper tó sọ ohun tó ń ṣẹlẹ̀ ní àgbáyé. Gbogbo rẹ̀ ló wà ní ilé ìkàwé tí ó sì ń jẹ́ kí ọjọ́ mi lọ dáadáa tí n bá lọ sí ibẹ̀.